Ìbéèrè tó wà lórí fónrán yìí ni, ṣe o jẹ́ ẹni tí kò jẹ ẹran? Mo lè rò wípé nǹkan tí ìbéèrè yìí dá lé lórí ni pé ṣe mo jẹ́ vegetarian? Àwọn táwọn olóyìnbo mọ sí vegetarian, ẹ̀fọ́ náà máa ń sábà ń jẹ àwọn ǹkan ọ̀gbìn, wọ́n kìí jẹ, ẹ̀, nǹkan kí nǹkan tó bá jẹ́, wọ́n jẹ oúnjẹ tó bá ti jẹ́ oúnjẹ ẹran. Mi ò n ṣe vegetarian. Mo máa ń jẹ ẹran, ṣùgbọ́n mi ò kí ń jẹ ọ̀pọ̀lọpọ̀ ẹran. Mi ò ń jẹ ọ̀pọ̀lọpọ̀ ẹran. Mọ lè jẹun. Mọ jẹ́ èèyàn tó jẹ́ pé bí èèyàn fún mi lóúnjẹ bí ò lẹ́ran, mọ ń jẹ́, mọ máa jẹ́. Oo, ẹran ò pọn dandan fún mi ṣùgbọ́n mi ò ń ṣe èèyàn tí ò kí ń jẹ ẹran. Ṣùgbọ́n tó bá ṣẹlẹ̀ pé mo rí ẹran náà, màá jẹ́. Ìgbà mìíràn gan wà tó jẹ́ pé màá dáná, màá se oúnjẹ fún ilé mi, tó jẹ́ pé mọ lè sè tọ́ń gán kí n má fẹ́ran sórí oúnjẹ mi. Mọ lè má fẹ́ran si, mọ dè máa gbádùn oúnjẹ yẹn. Mo lè rò nǹkan, nǹkan tó tiẹ wà lọ́rọ̀ tí màá ń rò ni wípé tí oúnjẹ bá ti dùn, kò, bí ó sí ẹrán bẹ́ẹ̀, ó ṣì máa ṣe jẹ. Ṣùgbọ́n ó ṣe pàtàkì kí èèyàn tẹ̀lé, tẹ̀lé òfin àwọn dókítà pé kí èèyàn jẹ protein, kí èèyàn jẹ oúnjẹ tó lẹ́ran. Tí mi ọ bá jẹ ẹran náà igbá mi, mo máa ń jẹ eyin, kí n lè jẹ protein ni torí ó dá fara. Mi ò ṣe èèyàn tó kúndùn ẹran lọ títí ṣùgbọ́n, mo máa ń jẹ oríṣiríṣi ẹran. Mo máa ń jẹ ẹran adìẹ, ẹran tọkí, ẹran ewúrẹ́, ẹran àgbò, ẹran wò mó tún máa ń jẹ oo. Ẹran màlúù. Àwọn ẹran tí màá ń jẹ nìyẹn. Àwọn ẹran tí màá ń jẹ, ṣùgbọ́n èleyíi tí mo jẹ jù ní ẹran màlúù, ẹran ewúrẹ́ àti ẹran àgbò. Mo jẹ́ èèyàn tó máa ń jẹ ẹran, ṣùgbọ́n mi ò kúndùn ẹran. Mo lá àwọn ọ̀rẹ́ kan nígbà tí mo wà ní yunifásítì. Wọ́n lè jẹ, wọ́n lè jẹ ẹran mẹ́fa, ẹran ńlá ńlá mẹ́fa lẹ́ẹ̀kan náà kàn kò sórí oúnjẹ, ṣùgbọ́n mi ò ṣe, mi ò kúndùn ẹran bẹ́yen. Ti bá fẹ́ jẹun gan tí bá ti fi ẹran ẹyọkan sí, ó ti tó mi. Mí n jẹ́ jù iyẹn lọ. Ẹran yọ kọ ti tó mi láti jẹ. Ni àyàfi tó bá wá jẹ́ wípé torí ó máa ń ṣẹlẹ̀ nígbà mìíràn, ọkọ mi lè ra ẹran adìẹ, ẹran adìẹ àwó, ọkọ mi máa ní á ká má tìẹ jẹ oúnjẹ, oúnjẹ oní starch. Ọkọ mi máa ní ká jẹ ẹran yìí, a máa wá fàtà sínú ẹ̀, a lè jẹ ká fi ṣe oúnjẹ alẹ́. Mọ lè sọ pé ọkọ mi gan lóúnjẹ kí máa ń jẹ ẹran, lóúnjẹ kí máa ń jẹ ẹran púpọ̀ ígbá mi ṣùgbọ́n tí ó bá sí yẹn, mi ò ń jẹ ẹran púpọ̀. Mi ò kí ń jẹ ẹran púpọ̀. Ìwọ̀nba ẹran, bí mo rẹ́ran màá jẹun, bí mi rẹ́ran, mo ṣì máa jẹun. Irú èèyàn tí mọ jẹ́ nìyẹn. Mọ dẹ̀ máa ń jẹ ẹfọ́ náà. Mọ ń jẹ àwọn oúnjẹ tó jẹ́ pé oúnjẹ ọ̀gbìn ni. Bíi ẹ̀fọ́, mo máa ń jẹ, mo máa ń jẹ ẹyin. Irú èèyàn tí mo jẹ́ nìyẹn. Mi ò ṣe, eh, mi ò ń ṣe ẹni tí kò kí ń jẹ ẹran. Ẹran máa ń dùn. Ẹran máa ń dùn. Ni orílẹ̀-èdè Nàìjíríà tí mo ti wá, àwọn èèyàn ti ń, àwọn èèyàn máa ń jẹ ẹran gan. Wọ́n máa ń jẹ ẹran gán. Àwọn tí ò kí ń jẹ ẹran yẹn, à, ó láti ní ìdí kàn tàbí ìdí méjì tán kí ń jẹ. Ó lè jẹ́ torí ìlera ara wọn. Bóyá dókítà ti sọ fún wọn pé, "à, ẹ má jẹ ẹran púpọ̀ mọ́ oo, eh, torí ìlera ará yín o tàbí ẹ má jẹ ẹran mọ́ oo". Ó máa ní ìdí. Kìí ṣe pé bóyá kọ́ wunwo kọ máa jẹ ẹran rara ṣùgbọ́n èmi ò ṣe irú èèyàn bẹ́ yẹn. Ṣùgbọ́n mọ ti jẹ ẹran lónìí sìn báyìí. Mo jẹ tọkí. Ọkọ mi ló ra oúnjẹ. Igbà tí ọkọ mi jáde, ọkọ mi ra, ọkọ mi ra oúnjẹ wálé fún mi. Tọkí wà lórí è mo ti jẹ́ lálẹ́ yìí báyìí. Mo jẹ́ èèyàn tó máa ń jẹ ẹran. Mo lè rò wípé mo dáhùn ìbéèrè yìí dáadáa. Ẹ ṣé lọ́pọ̀lọpọ̀.

Ìbéèrè tó wà lórí fọ́nrán yìí ni, ṣe o fẹ́ràn kíkọrin? Bẹ́ẹ̀ni o, mo fẹ́ràn orin kíkọ láti kékeré mi. Àáà. Ìgbà tí mo kéré yẹn gan ni mo fẹ́ràn láti máa kọrin jù. Mo fẹ́ràn rẹ̀. A, mo fẹ́ràn orin kíkọ. Mo fẹ́ràn rẹ̀. Mo lè sọ pé ìsìn tí mo ti dàgbà, tí mo ti ṣe ìgbéyàwó ni, mi ò n sábà ń kọrin mọ. A máa ń kọrin, mo fẹ́ràn orin. Ìgbà tí mo wà lọ́mọdé, mo rántí, eh, ilé ìwé àkọ́bẹ́rẹ́ tí mo kọ́kọ́ lọ. Ilé ìwé yẹn kọ́ ni mo kọ́kọ́ lọ. Mo ti kọ́kọ́ lọ àwọn ilé ìwé kan, ilé ìwé bíi méjì tẹ́lẹ̀. Ṣùgbọ́n ìgbà tá-- ní orílẹ̀ èdè Ondo mo ti lọ àwọn ilé ìwé méjì yẹn. Ṣùgbọ́n ngba tí bàbá mi wá ríṣẹ́ sí Èkó. Gbogbo wa wá wá sí Èkó láti ìlú Ondo, a wá sí ìlú Èkó. Ilé ẹ̀kọ́, eh, ilé ẹ̀kọ́ tí mo ma n lọ ńgbà yẹn, mo wà ríi wípé, wón ní àwọn ọmọ kan tán yà sọ́tọ̀ tán máa ń kọrin tí a bá ti ní ṣíṣe ní ilé ìwé. Irú àwọn orin tán dẹ̀ máa ń kọ, tó dẹ̀ máa ń kọ yẹn. Ah! Mo wá f-- àwọn orin yẹn dùn ní etí, àwọn orin tí mi ì gbọ́ rí. Mo rántí wípé ilé ẹ̀kọ́ tí mò ń lọ tẹ́lẹ̀ nígbà tá wà ní ìlú Ondo kí n tó wá sí ìlú Èkó, kò sí gbogbo yẹn pé wọn ń ko àwọn ọmọ jọ, wọn ń kọ́ wọn lórin, wọ́n ń kọrin ní àsẹ̀yẹ ilé ìwé, kò sí iyẹn. Ṣùgbọ́n ìyẹn wá jẹ́ tuntun sí mi. Mo wà ri wọ́n tó ń kọrin. Áá. Ìgbà mo máa ń pa, mo máa nífẹ̀ẹ́ sí orin tí àwọn ọmọ yẹn ń kọ. Mo wá lọ bá olùkọ́ yẹn pé ẹ jọ̀wọ́. Ó wù mí náà kí mi náà jọ́, eh, kí n darapọ̀ mọ́ àwọn ọmọdé akọrin wọ̀nyí. Olùkọ́ yẹn ò ti ẹ dá mi lóhùn. Ó dá mi ló. Ṣùgbọ́n ìgbà tí mo wọ, mo wá kú, mi, bí mo ṣe rí àǹfààní láti darapọ̀ mọ́ àwọn tó máa ń ṣe ijó ìbílẹ̀ nìyẹn. Yàtọ̀ sí pé wọ́n máa ń jójó ìbílẹ̀, wọ́n máa ń kọrin. Mo ṣe n ijó ìbílẹ̀ yẹn, bí mo ṣe kúkú darapọ̀ mọ́ àwọn yẹn nìyẹn. Mo dẹ̀, inú mi dẹ́ dùn sí i. A máa ń kọrin ìbílẹ̀, a dẹ máa ń jójó ìbílẹ̀ nígbà tí mo wà ní, eh, ilé ẹ̀kọ́, eh, alákọ̀ọ́bẹ̀rẹ̀ nígbà yẹn. Ìgbà tí mo wá wọ ilé ẹ̀kọ́ gíga, ilé ẹ̀kọ́ sẹ́kọ́ńdìrì, mo tún ríi wípé wọ́n ń ṣe, eh, ijó ìbílẹ̀ náà níbẹ̀. Mo darapọ̀ mo awọn oní ijó ìbílẹ̀. A máa kọrin ìbílẹ̀, a máa jójó ìbílẹ̀. Tí mi báṣẹ̀ lè darapọ̀ mọ́ àwọn olórin akọrin olóyìnbó. Mo darapọ̀ mọ́ àwọn tó ń kọrin ìbílẹ̀, tan dẹ́ ń jójó ìbílẹ̀. Ìgbà tó wá yá lẹ́yìn yẹn, mo join akọrin ilé ìwé gíga mi. Iyẹn kò sí, eh, ẹnikẹ́ni tó bá fẹ́ darapọ̀ mọ́ wọn náà fàyè iẹ̀ fún láti darapọ̀ mọ́ wọn. Mo fẹ́ràn láti máa kọrin, bí mo ṣe darapọ̀ mọ́ wọn ni. Tó bá di ìgbà Kérésì, àwa akọrin ilé ẹ̀kọ́, eh, ilé ìwé, ilé ẹ̀kọ́ gíga tí mo wà, a máa ń kọrin tó bá di ìgbà Kérésì. Mo dẹ ní ìfẹ́ sí i gan. Ah! Inú mi náà dùn n gbà yẹn pé mo darapọ̀ mọ́ wọn. Ìgbà tí mo tún wọ yunifásítì, mi tẹ́, èmi ò tìẹ tètè mọ̀ pé yunifásítì tí mo, tí mò ń lọ, wípé, eh, tí mo lọ mi mọ̀ pé wón ní ẹgbẹ́ akọrin. Ẹ̀ ní, ẹ̀ ní, eh, eh, ìgbà táburo mi, àbúrò mi ẹlẹ́ẹ̀kẹta ìgbà tó wọ, òun náà wọ yunifásítì mi. Láàárín ọdún kan tó, èmi ti wà ní ìpele kẹta nígbà tá àbúrò mi tí mò ń sọ yìí, àbúrò mi obìnrin tòun náà wọ yunifásítì tí mo wà. Ọdún tó wọlé báyìí ló ti mọ̀ wípé, ah, ẹgbẹ́ akọrin wà nínú yunifásítì. Bóyá mo dẹ mọ̀, ṣùgbọ́n tí mi i mọ ọ̀nà tí mo lè fi darapọ̀ mọ́ wọn. Àbúrò mi tó dé láàárín ọdún kan, ó sáré darapọ̀ mọ́ wọn, bó ṣe sọ fún mi nìyẹn. Ah! Mo ní lootọ bí èmi náà ṣe tẹ̀lé ná, lọ nìyẹn o, bí mo ṣe darapọ̀ mọ́, eh, ẹgbẹ́ akọrin yunifásítì mi nìyẹn. Mo dẹ, ah, inú mi dùn, mo ní ìfẹ́ sí i. Mo fún ní ìfẹ́ sí orin kíkọ o. Ah! Ti bá kọrin, mo dẹ̀ ní ohun orin níwọ̀nba. Ṣùgbọ́n mo ríi wípé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ti mi kí ń kọrin, ohun mi ò já geere mọ́ bíi ti tẹ́lẹ̀. Ah! Mo tún máa ń kọrin nílé ìjọsìn kan. So gẹ́gẹ́ bí ìbéèrè ṣe sọ, tí bá ní kí n má sọ̀rọ̀ gbogbo ìgbà tí mo darapọ̀ mọ́ ẹgbẹ́ akọrin, ah, mi ní, mi ní sọ ìtàn yẹn tán. A ti, ìgbà tí mo wà ní ẹgbẹ́ akọrin yunifásítì, a máa ń kọrin ní, eh, ọdún-- a ti kọrin fún ọ̀gá yunifásítì wa rí, a ti kọrin fún gómìnà, eh, ìlú Ọ̀yọ́ níbi tí yunifásítì mi wà. A ti kọrin káàkiri fún àwọn ènìyàn jànkànjànkàn. Inú mi dẹ́ dùn. Ti bá wẹ̀yin wò, mo máa ń dúpẹ lọ́wọ́ Ọlọ́run pé mo darapọ̀ mọ́ àwọn ẹgbẹ́ akọrin yẹn. Mo lérò pé mo dáhùn ìbéèrè dáadáa. Ìbéèrè yìí ni ṣe o fẹ́ràn kíkọrin? Bẹ́ẹ̀ni o, mo fẹ́ràn kíkọrin. Ẹ ṣe lọ́pọ̀lọ́pọ̀.

Ìbéèrè tó wà lórí fọ́nrán yìí ni, ṣe o máa ń pa owó pamọ́? Bẹ́ẹ̀ni o, mo máa ń fi owó pamọ́ lóṣooṣù. Mo dẹ̀ bẹ̀rẹ̀ sí ní fi owó pamọ́ dáradára ní ọdún tó kọjá. Ara ǹkan tí mo bẹ̀rẹ̀ lọ́dún tó kọjá nìyẹn, mo dẹ̀ ti ṣeé wọ inú ọdún yìí. Mo jẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run fún mi ní àǹfààní láti máa fi owó pamọ́. Nibi ọdún mẹ́fà sẹ́yìn ni mo ti kọ́kọ́ ni lọ́kàn pé à, mo fẹ́ máa f'owó pamọ́. Ṣùgbọ́n nǹkan tó wá wà ńbẹ̀ ni pé mi ò, mi ò ṣakitiyan láti bẹ̀rẹ̀ sí ní f'owó pamọ́. Ní àsìkò yẹn, mi ò tiẹ̀ bu owó mú pamọ́ rárá. Tí ń bá ti ẹ ní mo fẹ́ f'owó pamọ́, màá ti rí téèyàn kan máa ti pe aago mi. Wọ́n ṣáà máa sọ bùkátà kan tàbí òmíràn. Àwọn tí mo dẹ̀ ń sọ tọ́n máa ń gbé bùkátà wá yìí, wọ́n ò ń ṣe ẹbí mi o. Nítorí pé ní ẹbí mi, a ní àánú, a máa ń ṣàánú ara wa. A máa ń wòó pé à, má jẹ́ kí n dá ẹni yìí láàmú. Má jẹ́ kí A máa ń ròó pé ká má kó bùkátà wa bá ẹni kejì. Nígbà yẹn, aago mi máa máa dún ni. Èèyàn kan lè pè nísìnyí kó ní à, kí n ṣàánú òun, òun nílò owó fún nǹkan, màá fún-un. Mo ṣáà ṣe bẹ́yẹn fún bí ọdún, wọ bí ọdún ẹgbẹ̀rún méjì ó lé ẹ́rinlélógún yẹn Mo ṣeé wọ ẹgbẹ̀rún méjì ó lé ẹ́rinlélógún tó jẹ́ pé mi ò, mi ò lówó kankan ní ìpamọ́. Tí n bá ti nínú àkáùntì tí mò ń lò, tí mò ń fowó pamọ́ sí, tí n bá ti ní lọ́kàn pé à, owó yìí o tó wà nínú àkáùntì mi yìí, mi ò ní fọwọ́ kàn-án. Kí n tó mọ̀, èèyàn kan máa pè mí, màá ti tọwọ́ bọ owó yẹn, màá ti fún ẹnìyẹn. Nítorí mo jẹ́ ènìyàn kan tó jẹ́ wípé mi ò ń fẹ́ gbọ́ pé bóyá ebi, nǹkan mẹ́ta tí n máa ń torí ẹ̀ fúnyàn lówó. Ṣé ǹkan mẹ́ta ni àbí ǹkan méjì? Òun ní nǹkan kìíní. Tí n bá ń gbọ́ pé ebi ń pààyàn, bí mi ò ní owó yẹn, mo lè lọ ya, kí n fún ẹni yẹn. Mo lè fún ẹnì yẹn gan-an ń gbogbo owó tó wà nínú, tó bá jẹ́ pé kò sòwò lọ́wọ́ mi tó jẹ́ pé owó díẹ̀ lókù nínú àkáùntì mi, mo lè fẹ́ni yẹn ń gbogbo owó yẹn kó lè jẹun. Ìkejì, tí ń bá gbọ́ pé bóyá ara èèyàn ò yá, bóyá èèyàn, ẹnì yẹn wà ní ilé ìwòsàn àbó wà lórí ìdùbúlẹ̀ áìsàn, àà, mo ṣáà máa rí pé mo fún ẹnìyẹn ńkan kan. Tàbí tó bá ṣẹlẹ̀ pé bóyá ẹnìyẹn ò níbi tó máa sùn, nǹkan tí n bá ní, mo lè fẹ́nì yẹn kó tún lọ sí ibòmíì náà kó tún tọrọ lọ́wọ́ ẹ̀èyàn. Àwọn yẹn náà tún lè fún-un tó máa fi rí owó, tó máa fi gba ilé tó fẹ́ gbé. Àwọn nǹkan bẹ́yẹn. Yàtọ̀ síyẹn náà, àwọn ẹ̀èyàn máa ń pè mí fún nǹkan oríṣìíríṣìí, àà kí n jọ̀ọ́ kiní kan Bó ṣe wá di nǹkan tó jẹ́ kí n yí ọkàn mi padà ní ọdún ẹgbẹ̀rún méjì ó lé ẹ́rinlélógún ni pé mo pàdé arábìnrin kan. Ibi tí mo dẹ̀ ti pàdé ẹ̀, mo ṣàánú fun ni o. Bó ṣe wá gba nọ́mbà, phone number mi nìyẹn. Bí a ṣe wá mọ́ra. Kò ju bí i lẹ́yìn ìgbà tá a mọ́ra, kò tí ẹ̀, lẹ́yìn ìgbà tí mo ṣàánú fún, nígbà tí mo pàdé ẹ̀, kò pè mí gan-an lẹ́yìn ìgbà yẹn pé aà, ẹ ṣeé àna o nǹkan ṅkàn. Lẹ́yìn ìgbà yẹn, ó wá tó bí ọ̀sẹ̀ méjì bó ṣe wá pe aago mi nìyẹn. Ó wá ń pè mí lemọ́lemọ́. À à, mo kọ́kọ́ ń wòó pé à, kí ló ṣẹlẹ̀? Kí lẹ́ni yìí ń pè mí fún? Kí ló ṣẹlẹ̀? Mi ì gbé aago ẹ̀. Ìgbà tí mo wá ri pé tí miì bá gbe, ẹnì yìí ò ní jẹ́ kí n nífọ̀kànbalẹ̀, mo wá padà gbe. Bo ṣe di pé arábìnrin wa tún ka ìṣòro lẹ̀ fún mi pé à, ẹ, ọmọ òun ṣubú ni nǹkan kan. Owó tó jẹ́ pé ní àsìkò yẹn owó tí mi ò fẹ́ fọwọ́ kan tó jẹ́ owó olówó, mo lọ fọwọ́ kan owó yẹn láti fi owó yẹn ránṣẹ́ si. Ṣùgbọ́n bí mo ṣe f'owó yẹn ránṣẹ́ síi, ọkàn mi ò balẹ̀ náà. Ẹ̀mí yẹn sọ fún mi, ẹ̀mí Ọlọ́run sọ fún mi wípé ẹnìyẹn, ó, ó mú mi lọ́dẹ̀ ni. Kò tún ju bí ọ̀sẹ̀ méjì síi bí ẹni yẹn ṣe tún pe aago mi nìyẹn tó tún sọ pé ẹ, àwọn fẹ́ kó ẹrú, àwọn fẹ́, àwọn nílò owó láti san owó, no Ó lóun nílò owó láti san owó ilé-ìwé ọmọ òun. Mo wá ń wòó pé ẹni tí mo ṣẹ̀ẹ̀ pàdé. Yàtọ̀ sóun, ó tún láwọn kan náà tó jẹ́ pé wọ́n á kàn máa paago mi lórí nǹkan tí ò wúlò. Mo wá ròó pé áà, àwọn èèyàn máa ń múyàn lọ́dẹ̀ o. Àtọjọ́ yẹn mo wá, mo wá ro orí mi pé à, ó ti wá tó gẹ́ẹ́. Àwọn òbí mi gan-an ò ń ni mí lára, àwọn àbúrò mi ò ń ni mí lára. Bi mo ṣe wá, bí miì ṣe wá ń kàn, tí n bá fẹ́ fúnyàn lówó, màá ti ṣe, màá ti mọ̀ pé aà, mo fẹ́ f'ẹ́ni yẹn lówó. Nígbà báyìí, mi o kàn ń kọwọ́ bọ owó kí n máa na lọ́nàkọnà bó ṣe wù mí. Àtìgbà yẹn mo ti wá ń ní àkójọ, àtìgbà tí mo ti fi òpin sí gbogbo pé kí n máa gbé aago àwọn èèyàn, máa kàn máa, fi owó ránṣẹ́, kí n má ní àkójọ. Àtìgbà yẹn ni mo ti wá ń rí owó díẹ̀díẹ̀ tí mo máa ń mú pamọ́. Bẹ́ẹ̀ni o, mo máa ń fi owó pamọ́ gẹ́gẹ́ bí ìbéèrè yìí ṣe ń sọ. Mo lérò wípé mo dáhùn ìbéèrè yìí dáadáa. Ẹ ṣé lọ́pọ̀lọpọ̀.

Ìbéèrè tó wà lórí fọ́nrán yìí ni, ṣe o mọ bí a ti ń gun kẹ̀kẹ́? Rárá o, mi ò mọ̀ bí a ti ń gun kẹ̀kẹ́, ṣùgbọ́n mo fẹ́ràn láti mọ̀. Ti bá ri àwọn tó máa ń gun kẹ̀kẹ́, o máa ń dùn mọ́ mi. Tí mo bá rí wọn bi won ṣe ń gun kẹ̀kẹ́. Ó ní ìgbà kan tó wu mi láti kọ́ bó ṣe ń gun kẹ̀kẹ́, nígbà tí mo wà lọ́mọdé, oní ilé, ilé tá ń gbé nígbà yẹn, aláwọn alábàgbé tá jọ ń gbé. Ìkan nínú àwọn ọmọ alábàgbé wa, bo ṣe gbé kẹ̀kẹ́ kan dé ní, mi ò mọ̀ bóyá òun ló ní ò, bí ó dẹ̀ lọ yá ni. Ó wá gun kẹ̀kẹ́ yẹn, emi wa ni inú mi dẹ̀ máa dùn ki n lè gun kẹ̀kẹ́ yìí o." Bí mo ṣe gun kẹ̀kẹ́ yẹn báyìí, mo bá ra mi lélẹ̀ ni. Mo bá ra mi lélẹ̀ ni. Mo wá wo, à, ojú dẹ̀ ti mi. Ó tú lọ́jọ́ kan, ó láwọn ọmọ kan ládùúgbò tá ń gbé nígbà yẹn, nígbà tí mo wà lọ́mọdé náà ni. Mo máa ń lọ kí wọn nílé. Àwọn náà wá ní kẹ̀kẹ́, bóyá wọ́n ti ẹ̀ ṣe ra kẹ̀kẹ́ yẹn lásìkò yẹn ni ò, kò sì ẹ̀ yé mi, tàbí wípé, bóyá wọ́n kọ̀ gbé jáde lọ́jọ́ tí mo lọ bẹ́. Bí mo ṣe rí wọn bi won ṣe ń gun kẹ̀kẹ́ yẹn, mo ní ó dẹ̀ wu èmi náà kí n mọ bí wọ́n ṣe ń gun kẹ̀kẹ́ o. Wọn wá ní, "ki wá gun, ki wá gun." Bí mo ṣe gun kẹ̀kẹ́ yẹn, nílé wọn, wọ́n dẹ̀ lajà, wọn ni ajá. Ajá ńlá tó jẹ́ pé, tó bá ń gbó báyìí, àyà yan máa ṣe, ẹrú máa ma bá yàn ni, àyà yẹn máa ma já. Bí mo ṣe gun kẹ̀kẹ́ yẹn báyìí, àṣé ajá yẹn inú hahamọ́ tó fi sí, wọ́n ò ti hahamọ́ yẹn pa. Ajá yẹn ṣe fo jáde nínú hahamọ́ yẹn ni o. Bí mo ṣe ní kí n gun kẹ̀kẹ́ yẹn kí n kọ́ bó ṣe ń gun báyìí, bí mo ṣe rí ajá yẹn báyìí, ẹrú bà mí. Ajá yẹn wá ń bẹ́ bọ́ lọ́dọ̀ mi, mo se ń sáré bọ́ lọ́dọ̀ mi ni ẹ́n. Ajá yẹn ṣe dẹ ọ̀dọ̀ mi. Mo wá dì júpa, torí ẹrú ti bà mí gan pé ìwọ lọ̀ ọ́n, eré ni mo wá ṣe níbi báyìí. Má jẹ́ kó di wàhálà sí mi lọ́run, kò sì ẹ̀ yé mi, gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀. Mo ṣe dìde júpa yẹn, ajá yẹn wá la ẹ̀sẹ̀ mi, o wá lọ̀. Ṣùgbọ́n ìbẹru tí mo ní lọ́jọ́ yẹn, mi ò lè gbàgbé. Mo ti rò pé ajá yẹn fẹ́ gé mi jẹ ni. Ajá yẹn sá bà ti ti ẹ̀ lọ. Bí mo sá ṣe kúrò lórí kẹ̀kẹ́ yẹn ni ye. Ẹ̀yìn ìgbà yẹn, mo sá ṣe lọlé. A ti ọ́jọ́ yẹ̀n mi lọ bẹ̀ lọ kó kẹ̀kẹ́ mọ́, nítorí ẹrú bá mi, ẹrù yẹn bá mi gan. Ẹrú bà mí gaan ni. Ó bà mí. Ó bà mí gidi gan ni mi ní pa'rọ́. Ọjọ́ yen náà mo dẹ̀ ti gun kẹ̀kẹ́gbẹ̀yìn. Mi ò rò pé otu lọ́jọ́ tí mo gun kẹ̀kẹ́ leyin igbà yẹn. Ṣùgbọ́n, tí bá wo àwọn tó máa ń gun kẹ̀kẹ́ boya wọn ń gun fún ìdárayá lórí ẹ̀rọ amóhùnmáwòrán, inú mi máa ń dùn, tí bá ṣe ń rí wọn pé àwọn ènìyàn ló ń gun kẹ̀kẹ́ yìí. Mo ní ìfẹ̀ sí láti máa wọ̀ wọ́n gidi gan-an. Eré ìdárayá kẹ̀kẹ́ gígùn ó pẹ̀lú eré ìdárayá tí mo ní ìfẹ̀ sí náà. Mo ní ìfẹ̀ sí i gidi gan-an ni, ṣùgbọ́n èmi ò mọ bó ṣe ń gun kẹ̀kẹ́ o. Ṣùgbọ́n tí bá rí ẹ̀yàn tó lè kọ́ mi, mo lè, mo lè kọ́ bó ṣe ń gun, mo dẹ̀ lè ra kẹ̀kẹ́ náà kí n fi ẹye náà kí n fì máa ṣe ìdárayá. Ṣùgbọ́n kẹ̀kẹ́ tí mo gun gbẹ̀yìn kì í ṣe kẹ̀kẹ́, kẹ̀kẹ́ rú, irú kẹ̀kẹ́ tí ènìyàn lè gun káàkiri, tó lè gbé ènìyàn kiri. A ní kẹ̀kẹ́ tó fi ń ṣe ìdárayá, tó fi ń ṣe exercise nínú ilé mi níbí bá. Ṣùgbọ́n mi ò sábà ń lò ó. Iyẹn ni kẹ̀kẹ́ tí mo gun gbẹ̀yìn, ṣùgbọ́n kì í ṣe kẹ̀kẹ́ tó lè gbé mi káàkiri. Kẹ̀kẹ́ tí ẹ́ye wà fún exercise ni, fún ìdárayá. Nǹkan tó wà fún nì yẹn. Mo lérò wípé mo dáhùn ibéèrè yi dáda, ẹ̀ṣe ọ lọ́pọ̀lọ́pọ̀. Mi ò mọ̀ bí a ti ń gun kẹ̀kẹ́ o.

Ìbéèrè tó wà lórí, lórí fọ́nrán yìí ni, báwo ni, ni tábìlì iṣẹ́ rẹ ṣe rí? Ní àkọ́kọ́, tábìlì iṣẹ́ mi, tábìlì onígi ni. Igi yẹn, igi tọ dẹ fi ṣe, igi tó, igi tó dára, igi tó dẹ̀ dán ni. Ká ẹ, kápíńtà tó ṣe tébù ẹ, tábìlì, tábìlììì iṣẹ́ mi, ó ṣe é dáradára, ó fẹ́, mo fẹ́ràn rẹ̀. Ni órí tábìlì iṣẹ́ mi, mo ní ẹ̀rọ kọ̀m̀pútà méjì, mo ní ńlá kan àti kékeré. Nítorí iṣẹ́ tí mò ń ṣe, iṣẹ́ tí mò ń ṣe ni wọ́n ń pè ní video editing. Àwa, a, iṣẹ́ video ẹditọ ni tító àwòrán papọ̀ ní ọ̀nà tó jẹ́ wípé ó máa dùn ún wò. Iṣẹ́ tí mò ń ṣe nìyẹn. Yàtọ̀ sí kọ̀m̀pútà, ẹ̀rọ kọ̀m̀pútà tí mo ní ní orí, ẹ, tábìlì iṣẹ́ mi, mo ní, ẹ, ẹ, ẹ̀rọ tí àwọn olóyìnbo ń pè ní headphone tí èèyàn máa ń gbé sórí, tí ó má, èèyàn lè fi gbọ́ ìró, gbogbo nǹkan tí èèyàn bá ń ṣe lórí kọ̀m̀pútà, èèyàn máa fi gbọ́. Gẹ́gẹ́ bí mo ṣe sọ síwájú wípé iṣẹ́, a, tító àwòrán papọ̀ ní ọ̀nà tó máa dùn ún wò ni mò ń ṣe. Mo máa ń, ẹ, headphone yẹn ni mo máa ń fi gbọ́ nǹkan tí mo bá ń ṣe. Tí bá n ṣe àtúntò, àtúntò àwọn fídíò tí mò ń ṣe, headphone yẹn ni máa ń gbọ́, ni máa fi gbọ́ ìró, nǹkan tí mò ń ṣe. Lórí tábìlì iṣẹ́ mi náà, mo tún ní, ẹ, nǹkan tí àwọn olóyìnbo ń pè ní ṣaja. Ṣaja yìí, òun ni nǹkan tí a fi ń mú iná wọnú ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Kì ń ṣe irú ṣaja tí àwọn èèyàn kọ̀ máa ń kíbọná tán. Eléyìí ó wà fún orí tábìlì iṣẹ́ ni. Tí bá ti gbé fóònù mi lé báyìí, a máa gbé ẹ̀rọ wọnú, ẹ̀rọ, ẹ̀rọ wọnú fóònù mi lẹ́sẹ̀kẹsẹ̀. Mo tún ní, ẹ, lórí tábìlì iṣẹ́ mi, mo ní ìwé tí màá ń kọ nǹkan sí. Bo ya ó ní nǹkan tó wá sí mi lọ́kàn, màá kọ sílẹ̀. Bo ya ó ní iṣẹ́ tí mò ń ṣe tí mo mọ̀ pé ókè, mo lè máa padà rántí àwọn nǹkan kan nípa iṣẹ́ yẹn mọ́, màá kọ sínú ìwé yẹn. Mo ní ẹ ìwé, ìwé àti, àti báírò tọ fi ń kọ, kọ nǹkan, nkan tí mo ní nìyẹn. Mo tún ní ìwé kan tó jẹ́ wípé tó bá ní iṣẹ́ kan tí mò fẹ́ ṣe tí mò ń wá, bí a mo ti gbàgbé bí wọ́n ṣe ń ṣe é, inú ìwé yẹn ni màá ti rí. Inú ìwé yẹn ni màá ti rí. Mo máa ń gbìyànjú láti jẹ́ kí tábìlì iṣẹ́ mi kó, kò ṣe rí. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ìgbà náà, tábìlì iṣẹ́ mi, a, ó lè, ó lè dàbí pé, a, ṣé kò sì ẹ̀yàn tó ń lo tábìlì yìí ni? Kì ń kó oríṣìíríṣìí nǹkan sórí ẹ. Ṣùgbọ́n ìgbà mi, ọ̀pọ̀lọpọ̀ ìgbà mo máa ń tìrákà láti jẹ́ wípé, láti rí wípé tábìlì iṣẹ́ mi pé ó ṣe rí, kó má rí jàkújàkú. Lẹ́yìn àwọn nǹkan tí mo ti fẹnu, mẹ́nu báyìí, lórí tábìlì iṣẹ́ mi, mo tún ní nǹkan tí àwọn maikrofoonu. Nítorí mo máa ń, ìgbà mìíràn mo máa ń gba ohùn mi sílẹ̀. Mo máa, mo máa gba ohùn mi sílẹ̀ pẹ̀lú àwọn maikrofoonu yẹn láti lo nínú àwọn fídíò tí mò ń to, tí mò ń ṣe. Lórí tábìlì iṣẹ́ mi náà, mo tún ní, ẹ, nǹkan tí àwọn olóyìnbo ń pè ní ṣaja. Ṣaja yìí, òun ni nǹkan tí a fi ń mú iná wọnú ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Tó jẹ́ wípé bo ya mo fẹ́ ṣe nǹkan lórí ẹ̀rọ kọ̀m̀pútà, mo fẹ́ ṣe, ẹ, mú nǹkan láti bí i kan sí bí i kan lórí ẹ̀rọ kọ̀m̀pútà, mahusi yìí ni màá ń lò. Yàtọ̀ sí ìyẹn, mo tún ní nǹkan tí àwọn olóyìn, nǹkan tí àwọn olóyìnbó ń pè ní, ẹ, keyboard. Keyboard yìí la máa ń fi tẹ nǹkan tí a bá fẹ́ tẹ̀ ní orí kọ̀m̀pútà. Bí i pé mo fẹ́ kọ nǹkan, òun ni màá ń lò. Basically, àbí ní ṣókí, ní ṣókí, àwọn nǹkan tí mo ní ní orí tábìlì iṣẹ́ mi nìyẹn. Mo lérò wípé mo dáhùn ìbéèrè yìí dáadáa. Ẹ ṣeun lọ́pọ̀lọ́pọ̀lọ́pọ̀.

Ìbéèrè tó wà lórí fónrán yìí ni, ṣe o máa ń fi aṣọ ìbora bo ara nígbà tí o bá sùn? Bẹ́ẹ̀ ni o, mo fẹ́ràn kí n fi aṣọ bora tí n bá ń sùn. Idí tí mo dẹ̀ fi fẹ́ràn kí ń ma fi aṣọ bora tí n bá ń sùn ni wípé ó máa ń jẹ́ kí n gbádùn ọrùn mi dáadáa. Bí mo bá ti bora, aà! Mo máa ń gbádùn ọrùn dáadáa, bẹ́yen ó máa ń dùn mo mi. Ṣùgbọ́n nǹkan tó máa ń jẹ́ kí n lè fi aṣọ bora dáradára tí mo bá ń sùn ni wípé inú yàrá tí èmi àti ọkọ mi máa ń sùn, ẹ̀rọ amú-amúlétutù wà níbẹ̀. Ẹ̀rọ amúlétutù wà níbẹ̀ tí àwọn olóyìnbo ń pè ní Air Conditioner. Tí a bá ti tan báyìí, èmi kò máa tun máa tun wá da aṣọ bora, ó máa jẹ́ kí n gbádùn ọrùn mi, màá sùn dáradára. Ìgbà tí mo, e, adẹ máa ń lo ẹ̀rọ Air Conditioner yìí ní àsìkò ooru, ṣùgbọ́n kò njẹ́ kí n mọ̀ pé ooru wà torí ó máa ti jẹ́ kí gbogbo inú yàrá kó tutù, ma wa tun wá fi aṣọ bora sì máa wá sùn. A, ṣùgb-- ní àsìkò òtútù náà, a, mo máa ń fi aṣọ náà bora tí mo bá fe sùn. Mo máa fi aṣọ bora, màá wá gbádùn ọrùn yẹn dáradára. À ní àsìkò òtútù yẹn, a kì í tan ẹ̀rọ amúlétutù. Èé, afẹ́fẹ́ òtútù nìkan ló máa máa jẹ́ kí ilé tutù lásìkò yẹn. Ìgbà tí mo tún fẹ́ràn láti máa fi aṣọ bora ni àsìkò ọyẹ́. Tọ yẹ́ bá ti mú, aà! Tó tutù, tó wá jẹ́, ọyẹ́ yẹn wà jẹ́ kí ó tutù mú, nígbà yẹn, màá wá fi aṣọ náà bora kí n lè gbádùn ọrùn mi dáradáradára. Èmi ò le sùn kí n má fi aṣọ bora. Ìgbà tí mo wá mọ̀ pé mo lè sùn kí n má fi aṣọ bora ni àsìkò ooru. Tó bá ṣẹlẹ̀ pé a wà lásìkò ooru tí boya kò dẹ̀ wá síná, ẹ mọ̀ pé orílẹ̀-èdè Nàìjíríà ni mo wà, àwọn ìjọba wa o kì ń fún wa níná dáradára bí àwọn ìlú mìíràn, a, ìgbà mìíràn a lè máa ní iná. Tó bá ṣẹlẹ̀ pé a ní iná, tí oru dẹ̀ mú, àh! Wọ́n ò bí mi dá, mi ò tó bẹ́ẹ̀. Mi tó bẹ́ẹ̀ kí n fi aṣọ bora. Ó lè ṣẹlẹ̀ gan kí mo lè bọ́ gbogbo aṣọ mi gan. Yàtọ̀ sí pé mi ò fi aṣọ bora, aṣọ tí mo wọ̀ sọ́ruǹ gan máa bọ̀. Kátégùn lè fẹ́ sì mi kó kí ooru má bàá, kí ooru má bàá ṣe mí lè ṣe. Mo ò tọ́ à, mi ò tó bẹ́ẹ̀ kí n fi aṣọ bora lásìkò yẹn. Ìgbà tí mo mọ̀ pé mi ò kí ń fi aṣọ ìbora nìyẹn, à, mo fẹ́ràn nà án bí i fi aṣọ ìbora o. Tí gbogbo e, tí yàrá bá tutù, aà, màá fi aṣọ bora kí n lè gbádùn ọrùn mi dáradáradára. N, tí, mo dẹ̀ tun maa n f'aṣọ bora tí mo bá lọ ilé onílé, ìdí ni wípé tó bá pé bí ilé onílé tí mo lọ yẹn, tó bá ṣẹlẹ̀ pé bóyá mi ò, mi ò fẹ́ kó ṣẹlẹ̀ pé bóyá mo wá sùn, mo wá, aṣọ mi wá ká kúrò lára mi, màá fi aṣọ ìbora. Torí mo mọ̀ pé bá aṣọ mi ṣe ká kúrò lára mi, aṣọ ìbora ṣì wà níbẹ̀ ìgbà tí màá ń fi aṣọ ìbora nìyẹn. Irú aṣọ ìbora tí mo dẹ̀ máa ń lò ki n ṣe àwọn aṣọ ìbora tó máa ń kìí. Iléyii táwọn olóyìnbo máa ń pè duve yẹn, irọ́, mi ò ní rí irú yẹn. Aṣọ ìbora tí mo ní, aṣọ lásàn ni, kò sí fóòmù nínú ẹ̀. Bó mo de ṣe máa ń lò, tí mo ṣe máa fi ń bo ara mi nìyẹn, tí màá, tó máa ń jẹ́ kí n gbádùn, gbádùn oorun. Ṣùgbọ́n mo ní àbúrò kan, àbúrò mi yẹn bóru mú gan, ó máa ń fi aṣọ bora. Bí ooru mú, ó máa ń fi aṣọ ìbora. Ṣùgbọ́n èmi ò lè ṣe yẹn, tó ooru bá mú. Nǹkan tó lè tún fà kí n fi aṣọ bora, mo ti fi aṣọ bora ní ooru níbí, ó ti ṣẹlẹ̀ rí, ó ti ṣẹlẹ̀ rí. Nígbà yẹn, mo ṣi ń, mo kéré, mo wà ní ilé ẹ̀kọ́ gíga, mò ń gbé lọ́dọ̀ àwọn òbí mi nígbà yẹn. Ó wá ṣẹlẹ̀ wípé àsìkò yẹn, ẹ̀fọn, ẹ̀fọn wá pọ̀ nínú ilé wa. Ẹ̀fọn yẹn pọ̀ dé bí pé, aà! Ní àsìkò yẹn bí ẹ̀fọn yẹn ṣe pọ̀, kò tún wá síná. Dé bí pé a máa tan fáànù pé a kí fáànù máa fẹ́. Ooru tún mú gan, ẹ̀fọn tó wá pọ̀ nínú ilé. Mi ò wá ní, e, ǹkan méjì tí mo lè ṣe ni pé bóyá kí ń, kí ń ṣí ara mi lẹ̀ ká tẹ́gbòn fẹ́ sì mi kí ẹ̀fọn dé jẹ mí àbí kí n bora kó ooru mú mi kí ẹ̀fọn dé jẹ mí. Àjo, èmi, èmi rora mú, nǹkan tí mo mú ni pé ó kú pé mi kí n da aṣọ bora kí ẹ̀fọn má jẹ mí ju kí n ṣira lẹ́ kí ẹ̀fọn jẹ mí kí n tún gba afẹ́fẹ́ bóru ṣe mú mi mọ́ ju ọjọ́ yẹn nìyẹn. Ẹ́! Ìbéèrè yìí ni, ṣe o máa ń fi aṣọ ìbora bo ara nígbà tí o bá sùn? Bẹ́ẹ̀ ni, mo máa ń fi aṣọ ìbora bo ara nígbà tí màá sùn ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Tí ó bá jẹ́ pé ooru, kí ń ṣe àsìkò ooru. Mo lè rò wípé mo dáhùn ìbéèrè yìí dáadáa. Ẹ ṣé lọ́pọ̀lọpọ̀.

Ìbéèrè tó wà lórí fọ́nrán yìí ni, irú aṣọ wo ni o ní, ni o fẹ́ràn láti, láti wọ̀? Ìbéèrè yìí ó yẹ mi wípé ẹ ń béèrè pé irú aṣọ wo ni mo fẹ́ràn láti máa wọ̀. Emí gẹ́gẹ́ bí ẹni kan, aṣọ tí mo fẹ́, àwọn aṣọ tí mo fẹ́ràn ni aṣọ tí ó ní ń nimí lára, aṣọ tí màá wọ tó jẹ́ wípé màá le rìn bí mo ṣe fẹ́ tàbí ṣe nǹkan tí ń bá fẹ́, ibi tí ń bá ń lọ àbí, àbí àkókò tí ń bá wà ó níí ṣe pẹ̀lú irú aṣọ tí mo máa fẹ́ràn láti wọ̀. Fún àpẹẹrẹ, tó bá ṣẹlẹ̀ wipé ìgbà ooru lá wà ní orílè-èdè Nigeria ní ìlú Èkó tí mò ń gbé, tó bá je àsìkò ooru ni, mo fẹ́ràn láti wọ aṣọ tí ò ń ṣe aṣọ tó ki, aṣọ tó bá fúyẹ́ ni mo máa ń fẹ́ràn láti wọ̀. Bí aṣọ tí màá wọ̀ àtẹ́gùn a fẹ́ sí mi ni mo máa ń fẹ́ràn láti wọ̀ tó bá jẹ́ àsìkò ooru. Irú àwọn aṣọ tí màá ń wọ̀ nìyẹn. Aṣọ yẹn ó lè jẹ́ aṣọ tí ò lápá tàbí aṣọ tó lápá kékeré ṣùgbọ́n kò ní jẹ́ aṣọ tó gùn dọ́rùn ọwọ́. Mo máa wọ̀ bẹ́rẹ, mo lè wọ̀ pẹ̀lú ṣòkòtò tàbí kí n wọ aṣọ táwọn olóyìnbo ń pè ní gown. Ṣùgbọ́n, aṣọ rẹ̀ yẹn, aṣọ yẹn gbúdọ̀ jẹ́ aṣọ tó fẹ́lẹ́ tí ò ń ṣe aṣọ tí ó máa fi ooru mú mi. Fún ìdí ẹyi ní àsìkò ooru, mo fẹ́ràn aṣọ tó bá fẹ́lẹ́, aṣọ tí, aṣọ tí ó máa jẹ́ ki atẹ́gùn fẹ́ sí mi lára, aṣọ tí ò ní dé ọrùn ọwọ́. Irú aṣọ tí mo máa ń wọ̀ lásìkò yẹn ni irú aṣọ tí mo dẹ̀ ní ìfẹ́ sí ní àsìkò ni, àsìkò yẹn nìyẹn. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ìgbà òtútù ni, mo fẹ́ràn láti wọ aṣọ tó bá ki, mo lè wọ aṣọ tó dọ́rùn ọwọ́ tó máa bo gbogbo ara mi, tó tútù nílé mọ́ mi tí ń bá jáde. Irú aṣọ yẹn ni mo fẹ́ràn ní àsìkò yẹn. A jẹ aṣọ tó bá ki tó dẹ bo ara mi dáradára. Gẹ́gẹ́ bí mo ṣà-- ṣe ṣàlàyé ó níí ṣe pẹ̀lú ibi tíń bá ń lọ náà. Tó bá ṣẹlẹ̀ pé mò ń lọ sọ́jà, irú aṣọ tí màá, tí mo máa wọ̀, mo máa rí wípé ó máa jẹ́ aṣọ tó rọ̀ mí lọ́rùn bí i ṣòkòtò. Tí ó bá jẹ́ ṣòkòtò, bóyá gown ni mo wọ̀, a jẹ́ gown tí ó gùn, tí ó gùn jù. Bo bá jẹ́ skirt náà ni mo wọ̀, a jẹ́ skirt tí ò ń ṣe skirt tó ń fún mọ́ mi lára. Nísìń gan mo fẹ́ràn láti máa wọ àwọn skirt gathers. A jẹ́ aṣọ tó jẹ́ pé tí ń bá fẹ́ rìn, tí ń bá fọ ẹrú sọ ọwọ́, tí ń bá fẹ́ rìn mi ò ní, ní ìdíwọ́ kankan. Irú aṣọ bẹ́ẹ̀ yen ni màá fẹ́ wọ̀ lọ sí ọjà. Tó bá ṣẹlẹ̀ wípé, ibi tí mò ń lọ, ibi tí ó jẹ́ pé mo gbúdọ̀ múra dáadáa káwọn èèyàn fi kàn lé e yẹmísí bíya ibi tí mò ń lọ bíi ibi office nǹkan kan, màá múra bí àwọn ará office náà ṣùgbọ́n màá ríi wípé aṣọ tí mo wọ̀ kì í ṣe aṣọ tó fún. Lẹ́nu ọjọ́ mẹ́ta yìí mo ti rí pé mi ò fẹ́ aṣọ tó fún mọ́ mi lára, mi ò fi bẹ́ẹ̀ ní ìfẹ́ sí irú àwọn aṣọ yẹn mọ́. Mi ò ní ìfẹ́ sí àwọn aṣọ tí màá wọ̀ tía jẹ́ kí èèyàn mọ bí ara mi ṣe, ibi tí ara mi tóbi sí, ibi tó ti ṣẹ́, ibi tó kù sì. Mo máa ń fẹ́ràn kí n wọ aṣọ, àwọn ṣòkòtò gan tí mò ń rà ń sì àwọn ṣòkòtò ńlá ńlá ni tí ó tóbi mọ́ mi lára mi ò wọ̀. Ṣùgbọ́n ìgbà tí mo dẹ̀ wá ń kékeré, tó bá ní wọ́n ń wá èèyàn tí ó fẹ́ràn aṣọ tó máa fún ọmọ lára pínpínpín, mo jẹ́ kan nínú wọn. Mo fẹ́ràn ká aṣọ gbé mọ́ mi lára. Tí ń bá ra aṣọ gan, ẹ́, ká aṣọ yẹn ò bá gbé mọ́ mi lára, màá mú abẹ́rẹ́ àtòwú, màá fi ṣe aṣọ yẹn kó ṣe régí ara mi kó gbé mọ́ mi lára. Blouse tí bàá wọ̀ a gbé mọ́ mi lára, gown tí bàá wọ̀ a gbé mọ́ mi, a fún mi, a fún mọ́ mi lára. Tí ń bá wọ ṣòkòtò náà, ṣòkòtò tí màá, tí mo ní ìfẹ́ sí nígbà yìí ni pencil jeans ṣùgbọ́n nísìń baggy jeans ni màá ń wọ̀ torí mo fẹ́ràn àlàáfíà mi. Ǹkan tó bá máa ń ni mí lára, mi kì í fẹ́ wọ̀ wọ́n mọ́. Mo sì máa ń wọ pencil jeans náà ṣùgbọ́n ó lójú aṣọ tí màá fi ń wọ̀. Bóyá ó ṣẹlẹ̀ ní ìsìn tí blouse tí mo fẹ́ wọ̀ tó jẹ́ blouse tó tóbi, tó gùn, mo sì lè wọ pencil jeans sábẹ́. Ṣùgbọ́n tó bá jẹ́ pé blouse tí ó tóbi tókàn jẹ́ tó ṣe régí, màá wọ àwọn ṣòkòtò ńlá ńlá yẹn sí. Mi ò ń wọ aṣọ tó bá fún mọ́ mi lára mọ́. Mo fẹ́ràn aṣọ tó máa ń fún mi láàlàáfíà. Irú aṣọ tí mo fẹ́ràn láti máa wọ̀ nìyẹn. Ṣùgbọ́n aṣọ tó pọ̀ jù nínú aṣọ mi bí ṣòkòtò, atẹ̀wu, gown, skirt ṣùgbọ́n kì í ṣe skirt tó fún ma, ma yan lára. Àwọn skirt tó olóyìnbo ń pè ní gather skirt. Àwọn aṣọ tí màá ń sábà wọ̀ nìyẹn. Tó bá jẹ́ pé mo ní ṣíṣe tó jẹ́ bí i ṣíṣe ìgbéyàwó tó jẹ́ pé bí ẹbí mi ni ó ń ṣe nǹkan tí a fẹ́ múra dáadáa lọ́bẹ̀, mo lè wọ iro àti bùbá tàbí kí n rán aṣọ táwọn Yorùbá ń pè ní bùbù. Gbogbo aṣọ tí màá ń fẹ́ràn láti wọ̀ kojú bá yẹn lọ. Mo lè rò wípé mo dáhùn ìbéèrè yìí dáadáa ẹsẹ.

Ìdúró tó wà lórí fọ́nrán yìí ni. Ṣé o máa ń sùn ní ọ̀sán? A, látilẹ̀ mi ò n ṣé èèyàn tó máa ń sùn ní ọ̀sán látilẹ̀. Ṣùgbọ́n nǹkan tó lè jẹ́ kí n sùn lọ́sàn ni, tó bá ṣẹlẹ̀ wípé ó rẹ mí, bóyá mo ṣe wàhálà, tàbí bóyá mo jẹun jù. Ó lè ṣẹlẹ̀ kí n jẹun jù. Bí mo ṣe wà yìí, mo máa ń sọ fún àwọn èèyàn pé, tí n bá fẹ́ sùn, ẹ, tí n bá ń wa òògùn orun, kí n jẹun kọjá bó ṣe yẹ. Kí n wá ṣe, bóyá bí mo ṣe ń jẹ oúnjẹ yẹn, kí n wá tan fáànù lẹ́, tàbí ẹ̀rọ amúlé tutù, tí àwọn olóyinbọ ń pè ní air conditioner, kí n wá tẹ̀ tán lẹ́, bí mo ṣe ń jẹ oúnjẹ yẹn. Kín wá máa wo bíi, tẹlifíṣon pẹ̀lú rẹ̀. Ọ, kí n tó mọ̀, orun gán lè gbé mi kí n tó jẹ oúnjẹ yẹn tán. Nítorí pé, a, ara mi a, a ṣe pẹ̀sẹ̀pẹ̀sẹ̀. Ṣùgbọ́ yàtọ̀ sí yẹn, mi ò n ṣéyàn tó máa ń sùn lọ́sàn o. Ojú mi máa ń dá ṣákáṣáká lọ́sàn ni, mi ò sì ń sùn lọ́sàn. Ǹnkan tó tu lè mú mi sùn lọ́sàn ni pé tó bá ṣẹlẹ̀ pé mo ṣe àìsùn, bóyá mo ṣe àìsùn ṣáájú ọjọ́ tí mo fẹ́ sùn lọ́sàn yẹn, bóyá mi ò sùn wọ àárọ̀, láti alẹ́ wọ àárọ̀ ọjọ́ kejì. Tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ó dájú pé màá sùn látaàárọ̀ yẹn tì owọ ọ̀sán ni. Màá sùn láti àárọ̀ yẹn wọ ọ̀sán. Kò sí nǹkan tó lè jà. Àyàfi tó bá e pé ó ní nǹkan tó ṣe pàtàkì tí mo ní láti ṣe lọ́sàn yẹn nìkan ni, mi ò fi ní sùn lọ́sàn. Ṣùgbọ́n yàtọ̀ sí yẹn, mi ò sábà ń sùn lọ́sàn. Ìgbà míì gan, ó lè rẹ mí gan, kí n má ṣe sùn lọ́sàn náà. Ṣùgbọ́n òògùn orun tó lè mú mi sùn lọ́sàn ni mo ti sọ yẹn, tí n bá jẹ́ ajẹ́kìí, bí a kí n jẹ oúnjẹ olókèlé bíi ẹ̀bà, a, kí n tó mọ̀, màá ti sùn. Orun yẹn á wá fún ara ẹni. Kò sí pé bóyá mo lọ sórí ibùsùn, mo wá ń fa gbára wá òun fúnra mi dọ̀ndọ̀ndọ̀ndọ̀n. A, mo gbúdọ̀ sùn, mo wá ń di ju, irọ́ bá ti jẹun dáadáa, orun yẹn á wá. Ìgbà tí mo wà lọ́mọdé, ìyá mi máa ń sọ̀rọ̀ kan pé àwọn ò nífẹ̀ẹ́ sí kí àwọn máa sùn lọ́sàn nígbà tí àwọn náà wà lọ́mọdé. Nítorí tí àwọn bá ti sùn lọ́sàn, àwọn máa jí, inú dẹ̀ máa maa bí àwọn tí àwọn bá ti jí láti óju orun yẹn. Báwo o mọ̀ díẹ̀? Èmi náà ríi wípé kínì yẹn náà máa ń ṣe èmi náà. Ni ẹ́ẹ̀kan kan, tí n bá sùn lọ́sàn, nǹkan tó máa ń ṣẹlẹ̀ ni wípé tí n bá sùn lọ́sàn bẹ́ẹ̀ yẹn, tí mo bá jí, mà wá máa rántí bóyá ẹ̀ṣẹ̀ táwọn èèyàn ti ṣẹ mí, tó yẹ kí n bá wọn jà, tí mi ò bá wọn jà, bóyá ó lé èèyàn kan tó yàn mí jẹ, tí mii wá, tó bá ṣẹlẹ̀ wípé mo jẹ́ pé ẹni yẹn yàn mí jẹ, mi ò jà fúnra mi, ọ̀sán tí n wá sùn yẹn ni màá rántí tí n bá ti jí lọ́sàn yẹn. A, inú awá bí mi. Ó lè tún ṣẹlẹ̀ bóyá ó ní nǹkan tí ó yẹ kí n ṣe, tí mo wá, tí mo ṣe. Ti n bá jí lọ́sàn yẹn, ni gbogbo, ni ọpọlọ mi máa mú gbogbo ìyẹn wá sí ìrántí mi. Inú á wá bí mi, pẹ̀lú ìbínú ni màá fi lájú. Máa máa rò pé, "A, ẹni tó bù mi lọ́jọ́bàá, èèyàn kan tó bù mi, ó máa yẹ kí n fún ẹni yẹn lẹ́si ọ̀ro ẹ́. Kí ló ṣe mí tí mi ò fún lẹ́si ọ̀ro ẹ́?" Ìgbà tí ìyá mi wá sọ̀rọ̀ yẹn, mo wá rò pé lóòtọ́ ni kí nìyẹn máa ń ṣẹlẹ̀, ó máa ń ṣẹlẹ̀ sí mi. Èmi ò mọ̀ bí ó máa ń ṣẹlẹ̀ sí ẹlòmíràn náà, ṣùgbọ́n èmi gẹ́gẹ́ bí ẹni kan, ó máa ń ṣẹlẹ̀ sí mi. Ó lè má jẹ́ gbogbo ìgbà ni mo máa sùn tí màá lála tí ó yẹ kí n lá, tí inú á wá bí mi tí n bá jí, tàbí màá lọ rántí ǹnkan tí ó yẹ kí n rántí tí mo máa wá bínú tí n bá jí. Ó máa ń, kí n ṣe gbogbo ìgbà ló máa ń ṣẹlẹ̀ náà. Ó máa ń ṣẹlẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Èmi ò n ṣé èyàn tó máa ń sábà ń sùn lọ́sàn. Gẹ́gẹ́ bí mo ti sọ síwájú. Mi ò n ṣéyàn tó ń sùn lọ́sàn. Ṣùgbọ́n tó bá rẹ mí, tàbí bóyá mo jẹun jù, tàbí bóyá mi ò sun dáadáa, ní òru mọ́júmọ̀ ọjọ́ yẹn, ó ṣeéṣe kí n sùn, kí n sùn dáadáa lọ́sàn. Ó ṣeéṣe. Mo tie tú wá rántí ọ̀rọ̀ kan tó ṣẹlẹ̀ sí mi nígbà tí mo wà lọ́mọdé. Ìgbà tí mo wà lọ́mọdé, mo ti ń rín gan, ó dẹ̀ wù mí kí n sanra. Bí mo ṣe rí òògùn kan nínú iyàrá àwọn òbí mi niyẹn. Òògùn yẹn wọ́n ya oríṣìíríṣìí èso sí lára. Mo wá lérò wípé tí n bá ti lò òògùn yẹn, ó máa jẹ́ kí n jẹun dáadáa. Ṣùgbọ́n irọ́ ni mo pa. Òògùn yẹn wá jẹ́ kí n sùn. Bí mo ṣe lo òògùn yẹn láárọ̀ ọjọ́ yẹn, èmi ti mi kí n sùn lọ́sàn. Bí mo ṣe sùn lọ́sàn ọjọ́ yẹn ni yẹn, àwọn ọ̀rẹ́ mi wá mi wá. Ìyá mi sọ fún wọn pé mò ń sùn. Ó tún di alẹ́, wọ́n tó wá jí mi lójú orun gan, kí n wá jẹ oúnjẹ alẹ́ yẹn. Mo rọ́jú jẹ oúnjẹ yẹn lálẹ́. Mo wá tú, bí mo ṣe jẹun tán báyìí, mo sùn. Mo sùn wọ ọjọ́ kejì. Mo sùn wọ ọjọ́ kejì. Wọ́n tún jí mi, jí mi láàrọ̀. Òògùn yẹn ṣiṣẹ́ gan. Mo fẹ́ e sùn wọ ọ̀sán ọjọ́ kejì. Bí ìyá mi ṣe wá na mí níyẹn níbi tí mo sùn sí. Bí ìyá mi ṣe na mí ló wá jẹ́ kí, òògùn yẹn ká, orun yẹn ká kúrò lójú mi. Mo wá sọ pé, "A ó dà pé òògùn tí mo lò ni." Ìyá mi wá tún na mí pé, "Ẹ̀hen, ìwọ ló ń lo òògùn tí mi ò rán ẹ. Ṣé o fẹ́ pa ara ẹni? Ọmọdé dẹ̀ ni mí nígbà yẹn." Mo lérò pé mo dáhùn ìbéèrè dáadáa, eṣe lọ́pọ̀lọpọ̀.

Ìbéèrè tó wà lórí fọ́nrán yìí ni, wákàtí mélòó ni o máa ń ṣiṣẹ́ lójoojúmọ́? Èmi gẹ́gẹ́ bí ẹni kan mi ò lè ka wákàtí tí mo fi ń ṣiṣẹ́ lójoojúmọ́ torí iṣẹ́ ara mi ni mo ń ṣe. Ṣàtọ̀ sí yẹn, nǹkan tó lè jẹ́ kí n ka wákàtí yẹn púpọ̀ náà ni wípé, ìgbà mìíràn wà, màá ṣe àwọn nǹkan inú ilé, màá tún padà sórí iṣẹ́ mi tí mo máa ń ṣe lórí kọ̀m-- ẹ̀rọ kọ̀m̀pútà. Mo lè lọ dáná, kí n dáná tán, kí n tún padà sórí iṣẹ́ mi tí mò ń ṣe lórí ẹ̀rọ kọ̀m̀pútà, màá tún ṣe é lọ. Ṣùgbọ́n ìgbà tí mo mọ̀ pé mo máa ń ṣiṣẹ́ jù ní alẹ́, tí màá ti dáná tán, tí mo ti fún ọkọ mi lóúnjẹ, témi náà ti jẹun, tí mo ti tún ilé ìdáná mi ṣe, tún àyíká ṣe, ìgbà yẹn ni mo máa ń, màá wá jókòó ti iṣẹ́ mi ni màá ṣe. Ìgbà mìíràn gbọ̀n mo lè ṣiṣẹ́ láti, láti bí aago, mo máa ń bẹ̀rẹ̀ iṣẹ́ ni, tí màá fẹ́ ṣe iṣẹ́ bí i iṣẹ́ yẹn pọ̀ tí mo dẹ̀ fẹ́ fọkàn sí iṣẹ́ tí mò ń ṣe, mo lè bẹ̀rẹ̀ láti bí aago méjìlá, mo lè ṣe iṣẹ́ yẹn wọ oru boya bí aago mẹ́ta mẹ́rin. Ìgbà mìíràn dẹ̀ rí mo lè ṣe é wọ àárọ̀. Ìgbà mìíràn dẹ̀ rí mo lè ṣe iṣẹ́ díẹ̀. Bí aláta bí i o méjìlá yẹn kí n ṣe é wọ aago méjì, kójú mi ti máa ṣú, ó ti máa rẹ mí, kí n wọlé lọ sùn. Bí bá ti dojọ́ kejì kí n tún bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn. Mi ò fi bẹ́ẹ̀ ni a-- ṣùgbọ́n ó dá mi lójú pé ní ọjọ́ kan mo lè ṣiṣẹ́ fún ó kéré jù wákàtí mẹ́rìń sì máàrún, ó kéré jù. Ṣùgbọ́n mo máa ń sọ ọ̀pọ̀lọpọ̀ ìgbà, à! Mo lè ṣe wákàtí mẹ́fà sí wákàtí mẹ́jọ gán. Ṣùgbọ́n ó kéré jù, mo ṣe wákàtí mẹ́ta sí mẹ́rin. Ìyẹn láà won ọjọ́ sí mi bàa ráyè rara. Ó dẹ̀ láà awon ọjọ́ mìíràn tó jẹ́ pé bóyá ó ní àwọn nǹkan tó yẹ kí n ṣe inú ilé fún ẹbí mi tó jẹ́ wípé, à! Ò gba àkókò mi gan-an, mo lè máa ṣiṣẹ́ kankan, mo lè máa tọ ẹrọ kọ̀m̀pútà mi ní irú ọjọ́ bẹ́ẹ̀. Ìdí tí mi ò lè fi bẹ́ẹ̀ fi lè ka wákàtí. Tó bá jẹ́ ṣẹlẹ̀ pé, ǹkan tó máa ṣẹlẹ̀ ni pé tó bá ṣẹlẹ̀ pé mi ò, mi ò ṣiṣẹ́ fún odindi ọjọ́ kan, ọjọ́ kejì yẹn mo lè ṣiṣẹ́ wọ àárọ̀ ọjọ́ kejì. Kí n tún yá mi, kí n ṣiṣẹ́ wọ àárọ̀ ọjọ́ kẹta. Màá wá fẹ́-- torí màá fẹ́, mi ò ní fẹ́ káye yẹn yọ. Ààyè ìgbà tí mo ṣiṣẹ́ yẹn, mi ò ní fẹ́ kó yọ. Màá wá gbárùkù ti iṣẹ́ tí mo fẹ́ ṣe. Bí mo ṣe àṣẹ máa ń ṣe, ǹkan tí mo máa ń ṣe náà ni yẹn. Ẹ́! Iṣẹ́ tí mo dẹ̀ ń ṣe gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ nínú púrójẹ̀tì iṣẹ́ ẹni tó ń ṣe àtúntò àwòrán fún wíwò àwa ni, èmi mo jẹ́yàn tí àwọn olóyè ìbò ń pè ní fídíò ẹ́dítọ̀. Ìgbà mìíràn ǹkan tó máa ń jẹ́ kí n pẹ́ lẹ́nu iṣẹ́ ni wípé mo lè fẹ́ ṣe iṣẹ́ kan kí wàá máa rí àwọn àléébù púpọ̀ lára àwọn iṣẹ́ yẹn tó jẹ́, mo dẹ̀ jẹ́yàn ǹkan mi ò láà mojú kúrò. Tẹ́ tí mo máa ṣiṣẹ́ fẹ́yàn, tẹ bá rí àléébù lò nínú iṣẹ́ yẹn kí ẹ mọ̀ pé mo ti gbìyànjú ibi tí mo lè ṣe dé ni mo ṣe dé yẹn. Mi ò ń fẹ́ kí àléébù wà nínú iṣẹ́ mi. Bóyá ẹni tó ń, ẹni tó ń ṣíṣe, tó ń, tó ń, tó ń lo ẹ̀rọ kámẹ́rà láti ya fídíò yẹn ó lè máa bí i kó ṣe fídíò yẹn dáadáa. Fídíò yẹn ní àwọn àléébù kọ̀ọ̀kan, màá fẹ́ rí pé mo yọ àwọn àléébù yẹn kúrò. Bóyá mo ní lọ́kàn pé à! Iṣẹ́ tí mo fẹ́ ṣe pé ẹ kó ju wákàtí méjì lọ, àwọn àléébù tó wà lára fídíò tí mo fi ń ṣiṣẹ́ yẹn ó lè jẹ́ kí n lo odindi, ó lè jẹ́ kí n lo wákàtí mẹ́ta, mẹ́wàá lórí iṣẹ́ yẹn kí n tó parí. Ó ṣe rí ni yẹn. Mi ò le, mi ò lè sọ pé oye wákàtí báyìí ni mò ń lò lẹ́nu iṣẹ́. Torí ìgbà mìíràn wà tí màá ní ǹkan gẹ́gẹ́ bí mo ṣe ṣọ síwájú, tí màá ní ǹkan tó yẹ kí n ṣe, ǹkan mìíràn tó yẹ kí n mójútó, mo lè lọ ṣe yẹn díẹ̀. Kí n tó wá padà wá ṣiṣẹ́, kí n tó ṣiṣẹ́ díẹ̀, kí n tó padà ṣẹnu yẹn. Ṣùgbọ́n tó bá jẹ́ pé alẹ́ ni mo fẹ́ ṣiṣẹ́, alẹ́ yẹn nìkan mo mọ̀ pé mo máa ń jókòó tí màá farabalẹ̀ ṣiṣẹ́ tí mi ò yẹ ní ìdíwọ́ kankan tàbí nǹkan kan tó máa dà mí láàmú lẹ́nu iṣẹ́ náà tí mo lè ṣe iṣẹ́ wákàtí kan lẹ́ẹ̀kan náà, wákàtí márùn-ún lẹ́ẹ̀kan náà, wákàtí mẹ́fà sí mẹ́sàn-án lẹ́ẹ̀kan náà. Ó ṣe jẹ́ ní yẹn. Mo lè rò wípé mo dá ìbéèrè yìí dáadáa. Màá tún máa rí yín bá ò fún àwọn ọ̀pọ̀lọpọ̀ ìbéèrè mìíràn. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀.

Ìbéèrè tó wà lórí fọ́nrán yìí ni, ṣe o fẹ́ràn ṣí fèrèsé ọkọ̀? Mo lérò wípé nǹkan tí ìbéèrè yìí ní láti sọ ni wípé, ṣe mo fẹ́ràn láti máa ṣí fèrèsé ọkọ̀ tí mo bá wà nínú ọkọ̀? Mi ò fẹ́ràn rẹ̀ o. Mi ò fẹ́ràn rẹ̀. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo fẹ́ràn láti máa ṣí fèrèsé ọkọ̀. Ṣùgbọ́n torí ìlú tí mò ń gbé, ìlú Èkó, ní orílẹ̀-èdè Nàìjíríà, òun, ní ọkọ̀ gbúdọ̀ máa ṣí fèrèsé ọkọ̀ kalẹ̀. Ó ṣe wù mí, ìdí tí mo sì tún fi ń fẹ́ràn láti-- ìgbà tí mo wà pa máa ń ṣe, mo máa ń sábà ń ṣí fèrèsé ọkọ̀ sílẹ̀ tí mo bá wà ní ọkọ̀, ní ayé ìgbà tí fóònù ò tíì dé. Táwọn ènìyàn kò ju pé kí èèyàn wà nínú mọ́tò ìgbà tí fóònù ti dé, ẹ́n. Ṣùgbọ́n ní ìsìn tí fóònù ti dé, àh! Èèyàn gbúdọ̀ ṣọ́ra gan. Torí ó ti ṣẹlẹ̀ lójú mi rí, tí wọ́n já fóònù èèyàn gbà nígbà tí mo wà nínú ọkọ̀ akérò. Ẹni ẹ jókòó sẹ́gbẹ̀ẹ́ fèrèsé, ó dẹ̀ ṣí fèrèsé yẹn lẹ́, ó wá ń tẹ̀ fóònù rẹ̀. Bí lálẹ́, ọjọ́ yìí mò ń lọ ilé lálẹ́, mo dẹ̀ wà nínú ọkọ̀ akérò. Ọkọ̀ akérò yẹn ò tíì kún. Àwọn èèyàn jókòó pé kí ọkọ̀ yẹn fi kún. Bí ìkan náà, àwọn ọmọ ọ̀ta, àwọn ọmọ tó máa ń ṣe bí ọ̀daràn ní títì, bó ṣe wá gba fóònù máa yẹn, bó ṣe sálọ níyẹn. Irú nǹkan bẹ́ẹ̀ yẹn ti ṣẹlẹ̀ lójú mi lẹ́ẹ̀mejì. Kì í ṣe pé èèyàn sọ fún mi, mo ríi báyìí ni. Lẹ́ẹ̀mejì náà tí mo ṣe wọ ọkọ̀ akérò nìyẹn. Ẹni yen jókòó sẹ́gbẹ̀ẹ́ fèrèsé. Ìgbà tí, ẹ́, dírébà, ẹ́, tí awakọ̀ gbé wa dé òpópónà kan, èèyàn kan nínú ọkọ̀ náà sọ pé, "Àbí ẹnu òpópónà ẹnu òún tí fẹ́ bọ́lẹ̀ o." Bí, ẹ́, awakọ̀ ṣe dúró fún ẹni yẹn láti bọ́lẹ̀. Ìgbà tí ẹni ẹ wa ń bọ́lẹ̀ lọ́wọ́, arákùnrin kan tó jókòó sẹ́gbẹ̀ẹ́ fèrèsé tó ṣí fèrèsé sílẹ̀, ó wá mú fóònù rẹ̀ jáde látinú àpò rẹ̀. Lo ní à kúùntì, ẹ wọ nǹkan tó ń lọ lórí fóònù, bí ẹ̀yàn kan dè ṣe na wọ́n gan fún òun yẹn lálẹ́ yẹn, bí ẹni ẹ ṣe gba fóònù yẹn lọ́wọ́ ẹ̀ báyìí. Ó ṣodà lọ ní. Torí nǹkan méjì tí mo ti rí, ẹ́, méjì tí mo ti rí irú nǹkan bẹ́ẹ̀ yẹn, àh! Mi ò mú fóònù mi dá lẹ́gbẹẹ́, ẹ́, mi, tí bá, tó bá ṣẹlẹ̀ pé mo jókòó lẹ́gbẹ̀ẹ́ fèrèsé, ìbá jẹ́ mọ́tò ọkọ̀ mi gan, ìbá jẹ́ mọ́tò mi. Ìkan tó bá ti mú mi jókòó lẹ́gbẹ̀ẹ́ fèrèsé, mi ò ní ṣí fèrèsé le. Tó bá jẹ́ mọ́tò tó ní ẹ̀rọ tó máa ń múnu lé tutù tó ń pè é ní, táwọn olóyìnbo ń pè é ní air conditioner, tó bá ti ṣẹlẹ̀ pé ó wà nínú ọkọ̀ yẹn, mi ò ní ìdí láti ṣí fèrèsé kankan sílẹ̀. Ẹ jọ bá mi ti pa. Olójọ́ ọkọ̀ tí mò ń jáde tí mo wá pé awakọ̀ kó wá gbé mi nílé. Láwọn, ẹ́, mọ́tò tó máa ń pè ní Uber àti Bolt. Awakọ̀ yẹn wá gbé mi nílé. Bá ṣe ń lọ, mo wà ní pé kó tán, kó tán ẹ̀rọ amúnulétutù, kó tán air conditioner, ó wá ṣí fèrèsé ọkọ̀ sílẹ̀. Mo wá ní, "Kí ló dé? Tẹ́ ẹ tán air conditioner. Tẹ́ ẹ ṣí fèrèsé ọkọ̀ sílẹ̀. Ẹ jọ, mi ò lè jẹ́ kí wọ́n gba, ẹ́, ẹ̀rọ fóònù mi o. Mi ò fẹ́ yẹn." "Àh! Ẹni ẹ wá ní rárá, kí wọ́n lè gba." "Mo ní irọ́. Ẹ bá mi, ẹ bá mi yí fèrèsé yẹn sókè. Ẹ bá mi ti fèrèsé ọkọ̀ yìí. Kẹ́dẹ̀ tán air conditioner." Fún ìdí yẹn, tí bá ń jáde, tí bá wà nínú ọkọ̀ tí air conditioner wà, mi ò ní ìdí kankan láti ṣí fèrèsé sílẹ̀. Torí tẹ́lẹ̀ náà mi ò fẹ́ràn láti máa ṣí fèrèsé sílẹ̀ torí mi ò lè jẹ́ kí wọ́n gba báàgì mi tàbí kí wọ́n gba fóònù mi nínú ọkọ̀ tí mò ń bá wà. Ṣùgbọ́n tó bá yẹ pé ọkọ̀ tí mò ń wà yẹn kò ní air conditioner, mi ò lè ti ra mí menú oru. Mi ò ní, ó di iná lọ kí n ṣí fèrèsé sílẹ̀ níru, níru àsìkò yẹn. Nǹkan tí màá ṣe ni wípé tí mo bá jókòó sẹ́gbẹ̀ẹ́ fèrèsé yẹn, màá ríi wípé gbogbo àwọn nǹkan tó ṣe pàtàkì sí mi bí báàgì mi bí fóònù mi o, màá ríi pé kò sí ní àrọ́wọ́tọ́ àwọn ọmọ olè tó máa ń já fóònù èèyàn gbà nínú ọkọ̀ tàbí, tàbí nínú mọ́tò bí mo ṣe máa ń ṣe nìyẹn. Mo lérò wípé mo dá ìbéèrè yìí dáadáa o. Mo máa ń ṣí fèrèsé ọkọ̀ mi sí, ọkọ̀ sílẹ̀ tó bá ṣẹlẹ̀ pé ọkọ̀ ò ní air conditioner. Ṣùgbọ́n tó kọ́ bá ní air conditioner, mi ò kí ń fẹ́ràn láti ṣí fèrèsé ọkọ̀ sílẹ̀. Mo lérò wípé mo dá ìbéèrè yìí dáadáa. Ẹ ṣeun. Ẹ ṣé lọ́pọ̀lọ́pọ̀.

Ìbéèrè tó wà lórí fọ́nrán yìí ni, irú ẹ̀bùn wo ni o fẹ́ràn fún àwọn ènìyàn? Hmm, èmi gẹ́gẹ́ bí ẹni kan mo fẹ́ràn láti máa fún àwọn ènìyàn ní ẹ̀bùn, àgàgà ní àsìkò ọdún, àsìkọ ọdún Kérésìmesì, ní òpin ọdún nìyẹn. Ìgbà tí mo sábà máa ń fẹ́ràn láti máa fún àwọn ènìyàn ní ẹ̀bùn nìyẹn. Mo tún máa ń fún àwọn ènìyàn ní ẹ̀bùn ní ọjọ́ ìbí wọn. Ṣùgbọ́n kì í ṣe gbogbo eeyàn o. Àwọn tí mo mọ̀ pe mo máa ń fún l'ẹ́bùn lọ́jọ́ ìbí wọn, àwọn ẹbí mi ni mo màá ń fún. Mì í fún ará ita. Nítorí wípé ará ita kankan ò fún emi náà l'ẹ́bùn nígbà ọjọ́ ìbí mi. Àwọn ẹbí mi nìkan náà ni. Bo dẹ ṣé jẹ́ níyẹn. Àwọn ẹ̀bùn, gẹ́gẹ́ bí mo ṣe sọ síwájú, òpin ọdún, nígbà ọdún Kérésìmesì ni màá ń fún àwọn ènìyàn ní ẹ̀bùn. Irú àwọn ẹ̀bùn tí mo dẹ̀ máa ń fẹ́ràn láti máa fún àwọn ènìyàn ni, ẹ̀bùn tí mo mọ̀ wípé wọ́n máa le lò. Wọ́n máà, àwọn ẹ̀bùn tí mo mọ̀ pé nǹkan tó jẹ́ pé wọ́n máa nílò ni inú ilé ní tàbí kí wọ́n nílò fún ara wọn. Fún àpẹẹrẹ, ẹ̀bùn tí mo mọ̀ pé màá ń sábà fún àwọn ènìyàn jù lópin ọdún ni, ohun táwọn olóyìnbo ń pè aṣọ tó ń pè ní bedsheet tí ènìyàn máa ń tẹ́ sí orí ìbùsùn. Mo rí pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà àwọn ènìyàn wọ́n kì í rántí láti ra aṣọ tuntun fún orí ìbùsùn wọn. À fi tí aṣọ tó ń bá tẹ́ sórí ìbùsùn wọn bá bá jẹ́, wọ́n ṣé máa mọ̀ wípé ò yẹ k'áwọn tẹ́ aṣọ mi sórí ìbùsùn. Ẹ̀lòmíi náà dẹ̀ re. Yàtọ̀ sí yẹn, tó bá fẹ́ ra aṣọ orí ìbùsùn, o lè máa ra eleyi to dára. Àwọn ènìyàn máa ń rí aṣọ orí ìbùsùn ní, ní ìlú tí èmi ń gbé o. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn máa ń rí aṣọ orí ìbùsùn bí ǹkan tí ó pọn dandan. Boya ti wọ́n ba l'àlejò, na ṣẹ máa ń rántí pé ó máa yẹ ká ní aṣọ orí ìbùsùn gidi láti tẹ́ fún alèjò yẹn. Ìgbà yẹn na ṣé máa n mọ̀. Ṣùgbọ́n wọn ò ka aṣọ orí ìbùsùn kún. Wọn ò ka kún pẹ́ ki áwọn ra aṣọ orí ìbùsùn gidi fún ara wọn. Mi ò mọ̀ boya nkan tí mò ń sọ yéyí. Fún ìdí iyẹn, mo máa ń tiraka. Mo máa ń gbìyànjú láti rí pé mo ra aṣọ orí ìbùsùn fún àwọn ènìyàn ní àsìkò ọdún. Mí ò dẹ́ kí n ra aṣọ orí ìbùsùn, tí o ṣe rí. Aṣọ orí ìbùsùn gidi tó jẹ́ pé tẹ́ni yẹn bá tẹ́, a máa rántí mi pé, ah ẹni yìí ló ra aṣọ orí ìbùsùn yìí fún mi ní ìgbà kan. Ẹni yen a se àdúrà fún mi mo de tun maa n raso fún àwọn eeyan lásìkò ọdún bí aṣọ tí, bí àǹkárá ti ẹ́ni yẹn lèlo ran. Ó lè gbé fún ẹni tó n bá yàn, abání ránṣọ, tẹ́ni yẹn a ran aṣọ yẹn. Mo máa ń, mo máa tún fún eeyan ní irú àwọn ẹ̀bùn bẹ́ẹ̀ yẹn ná. Yàtọ̀ síyẹn, èeyàn kan ni màá ra bàtà fún lásìkò ọdún. Ìyẹn ni ìyá ọkọ mi. Màá ra bàtà fún wọn lásìkò ọdún. Mo tún máa, ẹ̀bùn wo mo tún máa ń fún áwọn èeyàn, mo máa ń fún áwọn eeyan ní ẹ̀bùn owó. Ẹ̀bùn owo, àwọn ti ọ̀nà won ba jin si ibi ti mo wa mio kin kọjá aye kin wa ni maa fi ránṣẹ́ si won iro, àwọn ti n ba ri lásìkò ọdún ni mo maa n fún ni ẹ̀bùn ẹ̀bùn bíi aṣọ, bíi ǹkan mi. Ṣùgbọ́n àwọn tó bá jìnà síbi tí mo wà, ẹ̀bùn owó ni màá fi ránṣẹ́ sí wọn. Ẹ̀bùn owó yen gan ni mo máa ń sábà ń fún áwọn eeyàn jù lásìkò ọdún. Àwọn tí mi kì n fún lẹ́bùn owó ni àwọn tí mo mọ̀ pé bóyá tí n bá fún wọn lówó, o máa dàbí, wọ́n lè máa fẹ́ gbà lọ́wọ́ mi. Ni mò máa, ni màá tún ra ǹkan fún ni àsìkò ọdún lópin ọdún yẹn. Mo fẹ́ràn láti maa fún eeyan ni ìyá mi tìẹ̀ máa ń ṣe ǹkan. Ìlú tí ìyá mi ti dàgbà, ó jìnà sí ìlú Èkó. Ìyá mi máa ṣi ra ǹkan lékò nbí. Wọ́n á fi, wọ́n áwa fi rán mọ́tò sí ìlú won, ìlú Èkìtì lásìkò ọdún yẹn. Emi maa wa so fún won pe wàhálà yi ti poju ẹ ṣé fi ẹ̀bùn owó, ẹ̀bùn owo ránṣẹ́ si áwọn yẹn. Kọ́ le, kọ́ le lọ fi ra ǹkan tó bá wù wọn. Iya mi a ni iro, àwọn mo won dada won o ni ra nkan to da wọ́n kọ̀ máa, fi owó yẹn ṣòfò ni. Ìyá mi á ra bàtà. Ìyá mi á ra aṣọ. Wọn á fi ránṣẹ́ sí ìlú wọn fún àwọn ẹ̀gbọ́n wọn ní àsìkò ọdún yẹn. Ìbéèrè, gẹ́gẹ́ bí ìbéèrè yìí, irú ẹ̀bùn wo ni o fẹ́ràn fún àwọn ènìyàn lásìkò ọdún? Àwọn ẹ̀bùn tí mo fẹ́ràn náà ni mò ká kalẹ̀ ẹ bíi aṣọ, bí bàtà, bí aṣọ tó ń tẹ́ sórí ìbùsùn àti owó. Àwọn ẹ̀bùn tí mo fẹ́ràn láti máa fún àwọn ẹ̀yan lásìkò ọdún nìyẹn. Mo lèrò wípé mo dáhun ìbéèrè yìí dáadáa. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀.

Ìbéèrè tó wà lórí foran yìí ni, ṣé o ní ẹranko ọ̀sìn? Èmi gẹ́gẹ́ bí ẹni kan, rárá o, mi ò ní ẹranko ọ̀sìn kankan o, mi ò ní rárá rárá. Ìdí tí mi n dè fi ní ẹranko ọ̀sìn ni wípé, láti kékeré mo máa ń bẹ̀rù àwọn ẹranko ọ̀sìn kan. Ẹranko tí mo mọ̀ pé mi ò ń bẹ̀rù kò kọjá adìẹ. Sínsin adìẹ ó dẹ̀ wá fún pé ká, ká pa jẹ, ká fi ṣọdún. Nígbẹ̀yìn, a máa pa, a fi ṣọdún Kérésìmesì, a fi ṣe ìrẹsì jọ̀lọ́fù, a fi ṣe ọbẹ̀ ẹ̀fọ́, kò ju bẹ́yẹn lọ. Àwọn yẹn mi ò ń bẹ̀rù adìẹ. Ìgbà táa wa n kékeré, ìyá mi máa ń sìn adìẹ lẹ́ẹ̀kọ̀kan. A máa ń sìn adìẹ lẹ́ẹ̀kọ̀okan nígbà yẹn. Yàtọ̀ sí yẹn, mi ò fẹ́ ẹranko, mi n ní ìfẹ́ sí ẹranko ọ̀sìn kankan. Mo kò máa r-- àì, ẹ̀rù máa ń bà mí pé a ba wo máa ṣe gbé ajá wọlé àbí olóńgbò àbí ǹnkan kan, se kó ni padà ṣe ijàǹbá fún mi. Ǹkan t'èmi máa ń rò nìyẹn o, tí o je kí n fẹ́ran àwọn ẹranko ọ̀sìn yẹn. Ṣùgbọ́n mi o wá mọ̀ wípé, sínsin ẹranko ọ̀sìn ó, ó lọ ju pé ọ̀rọ̀ ẹ̀ kọjá, ju pé ẹ́, kí ẹranko yẹn má ba ṣe ijàǹbá. Mii mọ̀ pé àwọn nǹkan mìí tún ní ṣe pẹ̀lú sínsin ẹranko ọ̀sìn. Ìgbà tí mo mọ̀ ni ìgbà tí ó ní alábà, àwọn alábàgbé wa kan, wọ́n ra ajá. Wọ́n ra ajá lọ́jọ́ yẹn. Mo wá rí pé wọ́n máa ń tọ́jú ajá yẹn. Wọ́n ní, wọ́n ní ọṣẹ tí ajá yẹn máa ń lo, ọṣẹ, ó lọ́ṣẹ́ tan fi ń wẹ̀ fun. Ọṣẹ yẹn ò dẹ̀ ṣoṣẹ tí èeyàn kan lè rí ládùúgbò. Wọ́n máa wá ọṣẹ yẹn lọ. Àáà. Ìgba yen mo wá rò pé, "hé, wàhálà, wàhálà máa ní sínsin ẹranko ọ̀sìn." kì í máa ṣe pé kí, kí èeyàn kan, ni ẹranko ọ̀sìn n'nú ilé. Kó kan fún ló ouńjẹ, kó kúrò n bẹ̀. Èeyàn gbọdọ̀ fún un ní ìtọ́jú tó péye. Mo tún gbọ́ ní, ó dà pé níbi ọdún ẹgbẹ̀rún méjì ó lé mọ́kànlélógún, mo gbọ́ wípé tí ènìyàn bá ní ẹranko ọ̀sìn bí ajá, èeyàn gbọdọ̀ máa mú wọn káàkiri, kí eeyan mú wọn rìn jáde. Kò kàn i ṣe pé kí eeyàn kó ni ẹranko ni inú ilé kí o dẹ̀ fi wọ́n lẹ́ sìnú ilé. Ó gbọdọ̀ mú wọn rìn jáde lọ. Àáà. Mo wá ní, èmi ò mọ gbogbo ilé yìí, mo ṣẹ̀ ń gbọ́ gbogbo eléyìí ni. Mi n mọ̀ pé tí tọ́jú ẹranko ọ̀sìn, ó dàbí ìgbà tí èeyàn ń tọ́jú ọmọ náà ni. Èeyàn á wẹ̀ fún un, èeyàn á fún, èeyàn kò lè fún lóúnjẹ, lóúnjẹ kó ń jẹ. Bí a mọ̀ ń jẹ́ ìṣù ń sìnyi, mi n gbọdọ̀ wá gbé ìṣù yẹn n sínyí, ki n wá ní ẹ̀ dọ̀ndọ́n, ìṣù yẹn náà làjà yẹn náà maa jẹ. Wọ́n ní oúnjẹ titi won. Ẹni tó bá máa tọ́jú ẹranko ọ̀sìn, ó gbọdọ̀ ṣè tan láti tọ́jú wọn bí ọmọ. Kó dẹ́, kó nawó lé wọn lórí bí ọmọ náà ni. Kó, kó mú wọn jáde, kó mú wọn rìn jáde. Mo wá rò pé, "eh, eléyìí ti pọ̀jù fún èmi o." Nítorí wípé ìgbà mìíràn gan-an wákàtí tó wà nínú ọjọ́ kan kò tó mi lò láti fi ṣe àwọn nǹkan kan fún ara mi. Tí n bá tun wá ní mo mú ajá wọ inú ilé àbí olóńgbò tí mo wá ń tọ́jú wọn, à báwo ni mo ṣe fẹ́ rí àkókò láti tọ́jú wọn? Mo rò pé irọ́ kò, kò, kò ṣe é ṣe. Mi ò lè tọ́jú ẹranko ọ̀sìn o. Àá. Ẹranko ọ̀sìn tí mo mọ̀ pé mo ní ìfẹ́ sí ni ajá kan tó ń pè ní Síwàwà. Nítorí ajá yẹn rẹwà, kì í ṣe ajá tó ń ṣe òní, kì í ṣe ajá tó ń, tó lè padà gé olówó ẹ̀jẹ̀. Ajá yẹn dàbí ọmọ kékeré ni. Ṣùgbọ́n ìgbà tí mo ṣàá wo gbogbo wàhálà titọ́jú ẹranko ọ̀sìn, mo wò síwájú, mo wò sẹ́hìn. Mo mọ̀ pé kò ṣeré níbẹ̀ o lọ́dọ̀ títẹ̀ mi. Èmi ò rí bí nǹkan tó lè ré. Kò lè ré. Nítorí wípé tèeyàn bá n, tó bá je pé ọmọ lè yan tọ́jú ọmọ ènìyàn, teeyàn ń fún lóúnjẹ, a sá máa dàgbà. Tó bá di igbà kan, ọmọ yẹn náà wá, èeyàn máa lè ránṣẹ́ pé, "à o yá lọ po tea wá fún mi, o yá lọ gbe oúnjẹ wá fún mi, o yá lọ bu omi wá fún mi." Ṣùgbọ́n ajá ò ri bẹ́yẹn. Ẹ̀eyàn kan máa tọ́jú ẹ̀ lọ náà ni. Ǹnkan eyokan tí mo mọ̀ pé ajá dára fún ni, bóyá tí, eh, èeyàn kan bá fẹ́ wọ inú ilé bí olè àbí ǹnkan kan, ajá lè gbo mọ́, kó lé ẹni ènìyàn sọnù. Yàtọ̀ sí yen o, èmi ò mọṣẹ́ tí, mi ò mọ̀ ǹnkan tí mo ti le fi ẹranko ọ̀sìn ṣe. Mi ò mọ̀. Mi ò ní agbára láti tọ́jú ẹranko ọ̀sìn. Mi n ní àkókò tí mo lè lò láti fi tẹ́, tọ́jú ẹranko ọ̀sìn. Torí mo de mọ̀ pé àwọn ẹranko ọ̀sìn yen èeyàn gbọdọ̀ jẹ́ kí ara wọn wà ní ìmọ̀tótó. Wọ́n á wẹ̀ fún wọn, wọ́n á tú wọn lára ṣe, wọ́n á fún wọn lóúnjẹ gidi. Wọ́n ṣàrà rí pé wọ́n wà ní ìmọ̀tótó. Ṣùgbọ́n à èmi káyẹn kún àkókò púpọ̀. Mo rí pé àkókò yẹn máa pọ̀ láti máa tọ́jú wọn. Mo lè rò pé mo dáhun ibéèrè yi dáadáa. Èmi ò ní ẹranko ọ̀sìn o. Mi ò dé ní, mi ò ní lọ́kàn láti ra ẹranko ọ̀sìn kankan nígbà kankan. Ẹ ṣeun lọ́pọ̀lọ́pọ̀.

Ìbéèrè tó wà lórí fọ́nrán yii ni "ṣé o máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́?" Bẹ́ẹ̀ ni o, mo máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́. Ìgbà tí mo máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́ ni, tó bá ṣẹlẹ̀ wípé ó ní nǹkan tí mo mọ̀ pé mo fẹ́ rán sí, tí mi ò fẹ́ gbàgbé, tí mo dẹ̀ fẹ́ kó wà lórí tábìlì tí mo fi ń ṣiṣẹ́, màá kọ́ pẹ̀lú ọwọ́, màá dẹ̀ fi sórí tábìlì tí mo fi ń ṣiṣẹ́. Mo rí pé ìgbà tí a wà yìí, ó ṣe é ṣe kí èèyàn máa kọ nǹkan pẹ̀lú ọwọ́ fún odindi ọdún kan pẹ̀lú bá ayé ìṣeré nísìń, tá ń lo fóònù, tá ń lo ẹ̀rọ kọ̀m̀pútà. Kò dàbí ayé àtijọ́ tó jẹ́ wípé èèyàn máa ń kọ lẹ́tà, èèyàn máa ń bó ní nǹkan tí èèyàn fẹ́ kọ sílẹ̀, èèyàn ó pọ́n dandan kí èèyàn kọ sí inú ìwé láyé àtijọ́. Ṣùgbọ́n láyé ìsín, èèyàn má-- bí mo fẹ́ kọ nǹkan sílẹ̀ gan, kí í ṣẹ ọ̀pọ̀lọpọ̀ ìgbà gan ni mo máa ń kọ nǹkan tí mo bá fẹ́ rán tí sílẹ̀ tí màá fi sórí tábìlì iṣẹ́ mi. Ìgbà mìíràn gan mo màá ń kọ sórí fóònù mi. Ó ní àwọn ìwé kan tí wọ́n ṣe sí inú fóònù, màá kọ síbẹ̀. Tí màá sì fẹ́ rán tí àwọn-- bóyá ó ní nǹkan kan tó sáré wá sọ́, sọ́kàn mi, tí mo dẹ̀ mọ̀ pé kí-- nǹkan tí mo, nǹkan tó wá sọ́kàn mi yẹn bí ìmi sí, tó jẹ́ pé mo, mo, torí mo jẹ́ olùkọ̀tàn, mo máa ń kọ ìtàn. Gẹ́gẹ́ bí olùkọ̀tàn, ìgbà mìíràn wà, èèyàn lè wà, bóyá èèyàn-- mo lè máa wẹ̀ ńgbà mi, kí ìmi sí yẹn wá, kí nǹkan yẹn kàn wá sọ́kàn mi ni, ìtàn yẹn lè wá sọ́kàn mi. Tí màá ṣe ń wẹ̀ tàn, màá kàn sáré kí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi mọ́lẹ̀, màá sáré kọ nǹkan tó wá sọ́kàn mi yẹn. Mo lè jókòó kí n wà, wà níta kó wá sọ́kàn mi, mà sáré kọ sílẹ̀. Mo lè wà ní ilé-ìdáná kí màá dáná lọ́wọ́, kí nǹkan yẹn wá, kí, eh, ọ̀rọ̀, eh, ọ̀rọ̀ yẹn wá sọ́kàn mi, mà sáré kọ sínú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi. Nǹkan ti yàtọ̀. Ìgbà tí mo tún máa ń kọ ìwé ni, bóyá mo fẹ́ lọ sọ́jà, bóyá ó ṣẹlẹ̀ pé mo fẹ́ lọ sọ́jà, èmi gẹ́gẹ́ bí ẹnìkan, tí bá mọ̀ pé mo má-- mi n ṣè, mi n ṣe nǹkan nípa ìjàwé rí, mi n ṣe nǹkan láì ro tẹ́lẹ̀, tí mo bá fẹ́ lọ sí ọjà ńsìn, mo ti máa ń mọ́ lọ̀kan pé, "à, ó yẹ kí n lọ sọ́jà nígbà báí báí." Mo máa ti ń ṣe ìmúra ẹ sílẹ̀. Nǹkan tí màá wá ṣe léèlé, tí màá ti ń rán, bí màá ṣe rán tí nǹkan tí mi ní nílé, orí fóònù mi mo máa ń kọ sí i. Bóyá ó ra, ó yẹ kí n ra ọṣẹ ìfọṣọ ńsìn, màá kọ sórí fóònù mi. Bóyá ó yẹ kí n ra ọṣẹ ìwẹ̀, màá kọ sórí fóònù mi. Bóyá ó láwọn oúnjẹ tó yẹ kí n rà sílé, màá kọ sórí fóònù mi. Ṣùgbọ́n tó bá di ọjọ́ tí mo bá fẹ́ lọ gangan, tí mo bá fẹ́ lọ sí ọjà, ọjọ́ gangan tí màá fẹ́ lọ, màá gbé nǹkan tí mo kọ sórí fóònù mi yẹn, màá ṣe wàá kọ sórí ìwé. Bí èmi ṣe fẹ́ràn láti máa ṣe nìyẹn, màá kọ sórí ìwé. Gbogbo nǹkan tí mo ti kọ kalẹ̀ sórí fóònù mi tí mo mọ̀ pé màá rà tí n bá fẹ́ lọ sọ́jà, màá kọ sórí ìwé, màá wá fi ìwé yẹn sínú àpò mi. Tí n bá dé ọjà, ìwé yẹn ni màá mú jáde, mi ò ní mú fóònù mi jáde. Ìwé yẹn ni màá fi máa wò pé ṣé mo ti ra elé, kí ló tún kú tí mo fẹ́ rà? Kí ló túkú tí mo fẹ́ rà? Kí ló túkú tí mo fẹ́ rà? Ìyẹn mi ò le ṣe kí màá kọ ìwé. Ó máa ń ṣẹlẹ̀ nígbà mìíràn tí màá kọ ìwé tí mo fẹ́ mú lọ sọ́jà. Ṣùgbọ́n màá gbàgbé láti mú kúrò nílé. Mo lè wá fi ọpọlọ mi ro gbogbo nǹkan tí mo fẹ́ rà, màá dẹ́ ṣi pàdà ra wọn pé náà. Tàbí kí n wo orí fóònù mi ibi tí màá ń kọ wọ́n sí, kí n wo àwọn nǹkan tó kù tó yẹ kí n rà. Nǹkan tó máa tún jẹ́ kí n kọ ìwé pẹ̀lú ọwọ́ nìyẹn. Mo máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́. Mo tún-- nǹkan kan tí mo tún rí ní kíkọ ìwé pẹ̀lú ọwọ́ ni pé, gẹ́gẹ́ bí mo sọ, bí mo ṣe sọ síwájú pé olùkọ̀tàn ni mí, n, nǹkan tó máa ń ṣẹlẹ̀ ni pé mo ríi wípé tí mo bá fi ọwọ́ kọ ìtàn, ó máa ń jẹ́ kí ìtàn yẹn, à, ó máa ń jẹ́ kó lọ dáadáa. Màá máa rí ìmi sí. Júwi pé kí n máa táìpù ẹ̀, kí n máa fọwọ́ tẹ̀ sórí kọ̀m̀pútà. Tí màá fọwọ́, mo lè wá fọwọ́ kọ́ tán, kí n ṣe wá tẹ̀ sórí kọ̀m̀pútà. Ṣùgbọ́n ọwọ́ ni màá kọ́kọ́ fi kọ ìtàn mi jáde. Bo, bó ṣe rọrùn fún èmi nìyẹn, èmi gẹ́gẹ́ bí ẹnìkan. Ǹkan tó tún máa ń jẹ́ kí n fọwọ́ kọ ìwé ni tí bá ń lọ ilé-ìfowópamọ́, bóyá mo fẹ́ gba owó jáde tàbí mo fẹ́ san owó sínú ilé, mo lè fọwọ́ kọ́. Ṣùgbọ́n mi ò dẹ̀ ẹn sábà ń lọ sí ilé-ìfowópamọ́ láti gba owó torí a ní káàdì ATM. Ṣùgbọ́n tó bá ṣẹlẹ̀ pé owó tí mo fẹ́ gbà pọ̀, tí mi ò dẹ̀ fẹ́ máa gba jáde níké díẹ̀ díẹ̀, kí n gba ten thousand jáde, kí n gba twenty thousand, bí àwọn owó yẹn pọ̀ mo dẹ̀ fẹ́ gbà lẹ́ẹ̀kan náà, màá wọ inú ilé-ìfowópamọ́ lọ. Fún ìdí yẹn, mo dẹ̀ gbọdọ̀ fọwọ́ kọ ìwé láti fi gba owó yẹn jáde. Hmm, gẹ́gẹ́ bí ìbéèrè ṣe sọ "ṣé o máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́?" Bẹ́ẹ̀ ni o, màá ń kọ̀wé pẹ̀lú ọwọ́. Ṣùgbọ́n kì í ṣe gbogbo ìgbà. Ẹ̀ṣẹ̀ un lọ́pọ̀lọpọ̀. Mo lérò wípé mo dáhùn ìbéèrè dáadáa.

Ìbéèrè tó wà lórí fọ́nrán yìí ni, ṣe o fẹ́ràn yíya àwòrán? Bẹ́ẹ̀ ni o, mo fẹ́ràn yíya àwòrán gidi gan ni. Àgàgà láwọn ọjọ́ tí mo bá mọ̀ pé mo múra dáadáa, mo dẹ̀ rẹ̀wà, mo máa ń fẹ́ràn kí ń ya àwòrán. Nígbà tí mo wà lọ́mọdé, ìyá mi máa ń fẹ́ràn láti pe aya àwòrán, wọn kon wá yà wá. Wọn wá yà wá nígbà táa wà ní ọmọdé ń gba'ẹyìn. Mo mọ̀ pé ìyá mi máa ń ṣe, ó kéré ju ẹ̀ẹ̀kan lọ́dún. Tí aya àwòrán yẹn bá ti dé báyìí, gbogbo wa à lọ wọ aṣọ. A lọ wọ aṣọ tuntun táa bá ní, a sáré fi ya àwòrán, a tọ́jú ẹ̀. Tó bá tún di ọ́dún tó ń bọ̀, ìyá mi á tún pe aya àwòrán. Mò rántí pé níbí, níbi ọdún, bóyá níbi ọdún mọ́kànlá àbí ọdún méjìlá sẹ́yìn. Kì ṣá ni, bóyá bí ọdún mẹ́wàá sẹ́yìn ṣá. Bí pé ìyá mi ti mọ̀ pé, à, lẹ́yìn ìgbà yẹn, gbogbo wa lè máa ráyè ya àwòrán lẹ́ẹ̀kan náà mọ̀. Ṣùgbọ́n lọ́dún yẹn, ó wáyé wípé gbogbo wa wá sí ilé lẹ́ẹ̀kan náà. Àti èmi o, gbogbo àwọn àbúrò mi o, bàbá mi wá ń lé ìyá mi. Bí ìyá mi ṣe ní, gbogbo wa máa ya fọ́tò nìyẹn. Bí àyawòrán ṣe dé, wọn wá ya gbogbo wa. Lẹ́yìn, àti ẹ̀yìn ọdún yẹn báyìí, bó ṣe dípé gbogbo wa ò sí lójú kan náà mọ̀ ní. Àwọn kan ò sí lórílẹ̀ èdè Nàìjíríà mọ̀, àwa kan ò sí lórí, ní Èkó mọ̀. Àwa tá dẹ̀ tún jọ wà lékòó náà, a gbé ní agbègbè kan náà mọ̀. Ǹkan tó lè mú wa jọ ìyàwòrán papọ̀ ni táa bá pàdé níbi ṣíṣe. Kò dẹ̀, àtàbí tí ń bá lọ kí wọn, kò dẹ̀ ṣéṣe pé gbogbo wa máa wà ní ilé lẹ́ẹ̀kan náà, tàbí kí gbogbo wa pàdé ní ibi àṣeyẹn lẹ́ẹ̀kan náà. Ní ọdún yẹn tí ìyá mi ní kí gbogbo wa yà àwòrán papọ̀ yẹn, àhá. Ìgbà tí màá rò níìsín, mo máa ń rò pé ìyá mi ọlọ́gbọ́n ni ìyá mi. A dẹ̀ dú pé, pé níìsín, à nílò láti dúró de aya àwòrán ká tó ya àwòrán mọ́. Ayé ti yí padà. Ẹbí, gbogbo, mo lè sọ pé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn wọ́n ní àǹfààní láti ya ara wọn, ya àwòrán ara wọn nsin ni tòrí àwọn fóònù tí ó wà níta níìsín. Gẹ́gẹ́ bí mo ṣe sọ síwájú, ọjọ́ kọ̀ọ́jọ́ tí mo bá múra, tí mo bá mọ̀ pé mo rẹwà, àhá, mo máa rí wípé mo ya àwòrán lọ́jọ́ yẹn. Ǹkan tó lè múmi má ya àwòrán ni pé, bóyá mi ò ráyè, bóyá mò ń kanjú, bóyá oríṣìíríṣìí nǹkan ṣá á ṣẹlẹ̀ tí ò ye kí n wá ráyè ya ara mi. Ṣùgbọ́n kò ń sábà ń ṣẹlẹ̀ kí n má ya ara mi tí ń bá jáde. Ọjọ́ gan tí mo mọ̀ pé kì í ṣe pé bóyá mo múra rẹpẹtẹ, mo sì máa ya ara mi láwòrán. Àwòrán yíyà tí mo dẹ̀ máa ń yá yìí, ó máa ń ràn mí lọ́wọ́ lọ́pọ̀lọpọ̀. Bóyá ó ṣẹlẹ̀ wípé mo gbàgbé déètì ọjọ́ tí ǹkan ṣẹlẹ̀, tí mo bá fi lè rántí aṣọ tí mo wọ̀ jáde lọ́jọ́ yẹn, mo máa mọ̀ déètì ọjọ́ yẹn. Àwòrán ló máa ń ràn mí lọ́wọ́ láti mọ̀ déètì ọjọ́ tí ǹkan yẹn ṣẹlẹ̀. Màá wá lọ wo orí fóònù mi. Ọjọ́ tí mo ya àwòrán, nígbà tí mo ń jáde aṣọ tí mo wọ̀ yẹn, màá wọ̀ àwòrán tí mo ti wọ aṣọ yẹn. Màá dẹ́ wá wo déètì ọjọ́ tí mo ya àwòrán yẹn. Màá lè sọ fún ẹni yẹn pé a okay, ọjọ́ báì báì báì ni nǹkan tí ẹ̀ ń sọ yẹn ṣẹlẹ̀ o. Àwòrán yíyà ó máa ń ràn mí lọ́wọ́ láti mọ̀ déètì ọjọ́ tí ǹkan bá ṣẹlẹ̀. Ó dẹ̀ máa ń ràn mí lọ́wọ́ náà láti rí ra mi. Bóyá àsìkò yẹn, bóyá mi ń rẹwà tó, bóyá nǹkan bí ojú mi ò dán tó, tí bá yà àwòrán máa mo, màá rí pé, à, bóyá mo rù síi, màá ní, à, ó dàbí pẹ̀ mo rù lásìkò yìí o. Bó dẹ̀ jẹ́pé mo sanra síi náà. Àwòrán yíyà ó máa ń jẹ́ kí n mọ̀ bí mo ṣe rí lásìkò, à, mo fẹ́ràn àwòrán yíyà gan. Ǹkan tó wà pani lẹ́rìn-ín nípa bí mo ṣe máa ń ya àwòrán ni wípé, mo lè ya àwòrán ọgọ́rùn. Kí ń má sáṣọ dùn, mo ṣá máa ń ya àwòrán lọ́pọ̀lọpọ̀. Mo lè ya ọ̀pọ̀lọpọ̀ àwòrán. Tó jẹ́ pé lẹ́yìn ìgbà tí bá yà tán, ó lè máa jù mẹ́ta ni màá ní ìfẹ́ sí gbogbo yòókù. Màá sọ wọ́n sígbó. Bí mo ṣe máa ń ṣe nìyẹn. À, gẹ́gẹ́ bí ìbéèrè yìí ṣe sọ, ṣe o fẹ́ràn àwòrán, o fẹ́ràn yíya àwòrán? Bẹ́ẹ̀ ni o. Mo fẹ́ràn yíya àwòrán gidi gan ni. Mo fẹ́ràn rẹ. Mo fẹ́ràn rẹ gan ni. Tí n bá lọ ilé ìjọsìn, màá ya àwòrán. Bí mo ń lọ sọ́jà, màá ya àwòrán. Bí mo wà ní ilé ìwòsàn gan, mo tún máa ń ya àwòrán. Ìgbà mìíràn tó jẹ́ pé, bóyá ara mi ò ya, tọ́jú mi kọ́rẹ́ lọ́wọ́, màá sì ya àwòrán kí ń rí ra mi bí mo ṣe rí. Mo fẹ́ràn àwòrán yíyà gan gidi gan ni. Mo lérò wípé mo dáhùn ìbéèrè yìí dáadáa. Ẹ̀ṣẹ̀un lọ́pọ̀lọpọ̀.

Ìbéèrè tó wà lórí fọ́nrán yìí ni, ṣe o fẹ́ràn ra oúnjẹ ní òpópónà? Mo lérò wípé nǹkan tí ìbéèrè yìí ń sọ ni pé, ṣe mo fẹ́ràn láti ra oúnjẹ, láti máa ra oúnjẹ ní òpópónà? Nisìnyí, ní àsìkò tí mo wà báyìí báyìí, mi ò fẹ́ràn rẹ̀. Ìdí dẹ̀ ni wípé mo, mo ti ní ìmọ̀lẹ̀ bíi wípé mo mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ táwọn èèyàn máa ń ṣe ní òpópónà yẹ̀n, wọ́n lè máa fi ìmọ̀ tó tó ṣe. Bódẹ̀ fi, fi, bo bá ti e fi ìmọ̀ tó tó ṣe, wọn lè máa léè kára masiki àti jẹ́ kí oúnjẹ yẹn wà ní, kí oúnjẹ yẹn wà ní ìmọ̀ tó tó, kọn tó fún àwọn èèyàn jẹ. Ìdí ni wípé àwọn tó ń ta oúnjẹ lópópónà, mi ò mọ irú èèyàn tó ń jẹ. Mi ò mọ̀ bí tọ́ ti ṣe oúnjẹ yẹn tó fi gbé wá bẹ. Bódẹ̀ jẹ́ pé bẹ́ẹ̀ náà ni wọ́n ti ń ṣe, mi ò mọ̀. Mi ò mọ̀, bí lè mọ̀ bó ṣe ń ṣe oúnjẹ yẹn tí ó ní ní, tí ó ní jẹ́ pé màá jẹ, tí màá lọ máa yàgbẹ́. Ó ti ṣẹlẹ̀ wípé mo ra oúnjẹ tó ń pè ní puff puff rí ní Ẹgbẹ́ títì tó jẹ́ pé ó, ó yàgbẹ́ dé ọjọ́ kejì ni, tí nú bẹ̀rẹ̀ sí run mí. Mi ò mọ bó ṣe ṣe oúnjẹ yẹn. Ó ní nǹkan tó wà nínú ẹ̀ tí ó, tó jẹ́ ǹkan idọti tó jẹ́ kí inú run mí. Mi ò mọ̀. Ṣùgbọ́n mi ò ní parọ́. Mo máa ra oúnjẹ ní òpópónà tẹ́lẹ̀ oo. Mi ò kà kún ǹkan tí ó da. Ṣùgbọ́n nisìnyí tí mo ní ìmọ̀, tí mo mọ̀ wípé oúnjẹ, ẹ̀yin, àti máa ra oúnjẹ lópópónà kì í ṣe, kì í ṣe ǹkan tó dára lọ títí bẹ́ẹ̀ yẹn. Ṣùgbọ́n síbẹ̀ náà, mo sì lè ra àwọn oúnjẹ kan lópópónà, ṣùgbọ́n mi ò rántí ìgbà tí mo ṣe bẹ́ẹ̀ yìí náà. Ó ti pẹ́ tí mo ra oúnjẹ jẹ lópópónà. Ṣùgbọ́n nǹkan tó máa ń, ìgbà tí màá ra yẹn náà, nǹkan tó máa jẹ́ ní sábà rá ni, ni pé bóyá ó ṣẹlẹ̀ sí, nisìnyí báyìí, bóyá mo lọ sójà ìgbà yẹn, èmi àti ìyá mi gan-an lajọ máa ń lọ sójà nígbà yẹn. Ilé òun ṣe ọjà oúnjẹ o. Ọjà aṣọ, ọjà ibi tó ti ń ta bàtà. Ọjà yẹn wọ́n máa ń pè ní ọjà Èkó, Èkó Idumota. Ọjà yẹn wà ní ìlú Èkó níbí. Èmi àti ìyá mi, àwa lọ, ilé wa jẹ́ ìjìnnà sí Èkó Idumota yẹn. Ká to dé ibi ààlọ́ bí wákàtí méjì, sí wákàtí mẹ́ta ká tó dé ibẹ̀. A máa ń jí kúrò nílé láàárọ̀ ni, à ní jẹun. Kì tí ẹ ṣe pé a lè má jẹun, a kì í jẹun. Tábá ti wa lọ sójà yẹn, àti tètè dé ibẹ̀ láàárọ̀, à ti bẹ̀rẹ̀ sí ra ǹkan tí a bá fẹ́ rà. Tábá ti wá ra ǹkan tó ti dì bí osan ọ̀sán, àwọn tó dé máa ń ta oúnjẹ inú ọjà yẹn, ẹ̀gbẹ́ títì ìbẹ̀ náà ni. Kò sí pé bóyá èèyàn wọ ibi kan tó ṣe pàtàkì lọ bí ibi táwọn olóyinbo ń pè ní restaurant tó máa wà ní ìmọ̀ tó tó. Hìhùn. Inú ọjà yẹn na láti ra oúnjẹ. Mí ní pa irọ àwọn oúnjẹ, òpópónà yẹn máa ń dùn. Ó dùn ju oúnjẹ mìíràn lọ ra nínú àwọn ibi tó ń ṣe, ibi tó ti ń ta oúnjẹ, tó ń ṣe rikiti, tó jẹ́ pé à, gbogbo ǹkan mọ́ tónítóní. Àwọn oúnjẹ yẹn máa ń dùn kí ẹ má parọ́. Ṣùgbọ́n kì í ṣe ǹkan tó dára láti máa jẹ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Èmi, èmi àti ìyá mi, ìyá mi máa wá ra oúnjẹ fún mi níbẹ̀, à tú ra ǹkan mímu. Tábá ti jẹ tán, à, egungun a ti lé. À ń lọ, à ti máa lọ máa ra ǹkan tí a ń rà lọ títí tí a máa fi lọlé ní ìrọ̀lẹ́. Ǹkan tó máa ń jẹ́ kí a ra ǹkan lópópónà ni. Ó wà dí, ǹkan, ibi tí mo ti wá rò pé kò dára kí, kí èèyàn máa sábà ra oúnjẹ ní òpópónà. Ó ní ọjọ́ kan, alábàásisẹ́ mi ó sọ ọ̀rọ̀ kan fún mi. Ó ti pẹ́ oo. Ìgbà yẹn mo sì máa ra oúnjẹ jẹ náà lópópónà. Ẹni ẹni, òun ti ṣiṣẹ́ ní ibi tó ti ń sin adìẹ. Òun ti ṣiṣẹ́ ń bẹ̀ri. Ó ní ìgbà mi táwọn adìẹ bá kú, bí àwọn ọ̀pọ̀lọpọ̀ adìẹ kú, ó ní lẹ́sẹ́kẹsẹ̀ wọ́n sáré lọ tà fún àwọn tó ń ta oúnjẹ lópópónà yẹn. Pé àwọn lọ máa ń sábà ń ta wọ́n fún. A! Mo wá rò pé eh ìjẹ́kújẹ́ atọ́jọ́ yẹn, à, ní òun jẹ, a jẹ ẹlẹ́gbẹ̀ẹ́, a jẹ tán ní òpó, ní Ẹgbẹ́ títì o, tàbí ní òun yín òpópónà. Ó tẹ̀, ọ̀rọ̀ tẹ ni ẹni yẹn sọ fún mi, ó sì wá jẹ́ kí gbogbo ẹ́ sú mi. Ó jẹ́ kó sú mi láti máa ra ǹkan ní òpópónà. Nisìnyí, tó bá ṣẹlẹ̀ pé mo jáde, tó rẹ́ mi tèbí ń pa mí, ó, mo sì máa ń, ǹkan tí màá ṣe ni pé mo máa ra ǹkan mímu. Ǹkan mímu ni màá rà. Ǹkan mímu yẹn sì, ilé iṣẹ́ ńlá náà ti ṣẹ́, wọ́n dẹ̀ ti ti ipa. Wọ́n dé pa. Èmi ni màá ṣe ìjà fún ara mi tí màá mú. Kò sí pé bí àwọn kan dàsínú ẹ. Ǹkan tí màá ṣe nìyẹn. Tí màá ti mú, màá fi lágbára títí tí sì máa fi dé ilé. Mi ò ní ra oúnjẹ lópópónà mọ́. Ó ti wà, ó ti pẹ́. Mi ò fẹ́ràn, tẹ́lẹ̀ ni mo fẹ́ràn láti ra oúnjẹ òpópónà. Ṣùgbọ́n nisìnyí mi ò fẹ́ràn láti ra oúnjẹ ní òpópónà mọ́ nítorí ìmọ̀ tó tó. Mi ò fẹ́ jẹ ǹkan tí ó dàsẹ́ ẹnu ara mi. Mi ò fẹ́ jẹ ìdọ̀tí sára mi. Mi ò fẹ́ kó àìsàn wọ inú àgọ́ ara, ara mi. Mo lérò wípé mo dá ìbéèrè yìí dáadáa. Ẹ ṣeun lọ́pọ̀lọ́pọ̀.

Ìbéèrè tó wà lórí fọ́rán yìí ni, nígbà wo ni o kẹ́yìn lọ wo eyín? Ọdún tó kọjá ni mo kẹ́yìn lọ wo eyín mi. Bẹ́ẹ̀ni. Kí ló dẹ́ fa? Ǹkan tó fa tí mo fi lọ ni wí pé, eyín iwájú mi, eyín iwájú mi méjèèjì kì ń, ẹ́, kì í, gbogbo ọ̀ kí ń ṣe eyín mi gangan. Wọ́n lẹ eyín díẹ̀ mọ́ ní ìsàlẹ̀. Èyí dẹ̀ ni pé, ìgbà tí mo wà lọ́mọdé, mo wá, mò ń ṣe eré ìpá, eyín mi wá kán. Àti ìgbà yẹn náà mo dẹ̀ ń gbé eyín yẹn náà káàkiri. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn gan ò mọ̀ pé eyín mi kán, ṣùgbọ́n èmi ni mo mọ̀ pé. Bẹ́ẹ̀ yẹn kó le yẹ kí eyín mi ṣeri. Ìgbà tí mo wá ní ọdún ẹgbẹ̀rún méjì ó lé ogún, mo wá lọ sọ́dọ̀ àwọn dókítà eyín, wọ́n wá bá mi lẹ eyín dí, eyín mọ́ ìsàlẹ̀ eyín yìen. Ní ọdún tó kọjá, ó ṣẹlẹ̀ wí pé eyín yẹn, ìkanu eyín yẹn wá, eléyii tán lè mọ́, ó yọ kúrò. Mo sì wá lọ sí ọ̀dọ̀ dókítà nìyẹn. Dókítà wá gbà mí níyànjú pé, kàkà tí màá fi máa fi eyín tí ó lè padà yọ, tọ́n máa bá mi fi lẹ mọ́ ìsàlẹ̀ eyín tó kán yen. Wípé mi ṣe kúkú ṣe eléyi tí wọ́n ń pè ní crowning, t'àwọn olóyìnbo ń pè crowning. Ìyẹn wípé fún ọdún márùn-ún gan, eyín yẹn lè máa kan padà. A wá bu ṣe wá pé mi ṣe ṣe crowning yẹn. Mo wá ní ó, "n-n-n kò sí wàhálà." Bí mo ṣe wá ṣe, sọ pé màá ṣe crowning yẹn nìyẹn. Kí n tó ṣe wọ́n yẹ eyín mi wò. Wọ́n yẹ eyín mi wo. Fún ìdí yẹn wọ́n yẹ eyín mi wò, wọn wò b'eyín mi ṣeri. Wọn bá mi fọ eyín mi, wọ́n fọ gbó inu ẹnu mi pẹ̀lú ẹ̀rọ tó máa ń lò láti fọ eyín, láti fọ ẹnu. Ìgbà yẹn na ṣé wà sọ pé, wọ́n ṣé wà tẹ̀síwájú láti ṣe crowning yẹn sí eyín mi. Bo ṣẹ̀ jẹ́ níyẹn. Ṣùgbọ́n kó tó di àkókò yẹn, ní ọdún ẹgbẹ̀rún méjì ó lé mọ́kànlélógún, à eyín kan dùn mí. Eyín yẹn dùn mí. Ó dùn mi gidi gan-an, ní tó jẹ́ pé mi ò lè sọ̀rọ̀ jù. Mo wá lọ sí ọ̀dọ̀ dókítà. Ìgbà yẹn mo kọ́kọ́ mú wíwo eyín mi lọ́dọ̀ dókítà ní ọ̀kúnkúndùn. Mo wá lọ sọ́dọ̀ dókítà. Dókítà wá wo ẹnu mi, wo eyín mi. Yàtọ̀ sí eyín tó ń dùn mí yẹn. Ó tún ní eyín kan, ìyẹn ẹ̀jẹ̀ máa ń jáde nbe tí m bá fọ eyín. Ṣùgbọ́n mi ò ka yẹn kún. Kì i ṣe pé ó fi bẹ́ẹ̀ dùn mí tí n bá fọ eyín tàbí tí mi bá jẹun lọ síbẹ̀, eyín yẹn ò ní dùn mí. Mo sá lọ bá dókítà. Dókítà sá wo eyín mi. Ó wàrí pé eyín, eyín tó ń dùn mí yẹn òún mi. Eléeyi tó ń yọ ẹ̀jẹ̀ nígbà tí m bá ń jẹun, iyẹn naa ò n mi. Ó wá ní, "a ṣé kì í ṣe pé mo ní ìtọ̀ súgà?" Mo ní, "ìró, ò mi ní ìtọ̀ súgà o." Dókítà yẹ́n wá ní, "mo gbọdọ̀ lọ ṣe àyẹ̀wò kí n fi mọ̀ boya mi ní ìtọ̀ súgà." Pé báwò leyín méjì ṣe ma ma leyín mi. Mo dẹ̀ ti yọ eyín kan rí nígbà tí mo wà ní ilé ẹ̀kọ́ yunifásítì. Ìyẹn náà, à eyín yẹn bá mi fà. Orí a-- à ìgbà yẹn eyin yen máa ń jẹ́ kó rí fọ́ mi kó tó ti pé wọ́n yọ. Mo wá láalaafíà. Dókítà tí mo sá wá rí ní 2021 yẹn, ó sá bá mi yẹ eyín yẹn wò. Eléétí tó ń dùn mí yẹn, wọ́n yọ. Elééyi tó ń mì yẹn, wọ́n bá mi tọ́jú ẹ̀, kò wá mí mọ̀. Ìyẹn wá wá làlàáfíà. Láti ìgbà yẹn ni mo wá rò pé, à ó dára kí èèyàn lọ máa ṣe àyẹ̀wò eyín lọ́dọ̀ dókítà o. Mo wá máa ń gbìyànjú láti máa lọ ní ọdọọdún. Mo máa lọ lọ́dọọdún láti lọ ṣe àyẹ̀wò eyín mi. Wọn á kọ̀n bá mi fọ̀. Won a rí pé wà á nímọ̀tóto wọ́n a bá mi tọ́jú ẹ̀. Mo máa ń ṣe lọ́dọọdún. Ṣùgbọ́n mi ò tí ì lọ lọ́dún yìí. Mi tì ṣààyèwò eyín lọ́dún yìí. Mi tì ṣààyèwò eyín. À mo rí wí pé tí eyín bá ń dùn ènìyàn, à ó lè, ó lè, ó lè di, ṣe ìdíwọ́ fún gbogbo nǹkan tí èèyàn bá ń ṣe. Ìgbà tí eyín máa ń dùn mí yẹn, mo lè máa sùn lójú irun. Tí eyín yẹn dẹ̀ máa dùn mi látọjú irun, màá dẹ̀ jí. Tí n bá jí mi ò ní lè jẹun, mi ò ní lè sùn, padà mi ò ní lè kàwé. Àyàfi tí bàwá gbé omi gbígbóná kaná tí mo fi yọ sí, màṣé wá fi ṣẹ́ eyín yẹn. A ṣé wá jẹ́ ki ọkàn mi bá lè dié. À èmi gẹ́gẹ́ bí èèyàn tí eyín ti dùn rí, mo rí à kò yẹn kò yẹ kí èèyàn máa lọ wo eyín èèyàn lọ́dọ̀ dókítà. Ìgbà tí mo lọ sọ́dọ̀ dókítà eyín gbẹ̀yìn ni, ọdún tó kọjá, mo lè rò wí pé mo dá ìbéèrè dáadáa. Gẹ́gẹ́ bí ìbéèrè yìí, nígbà wo ni o kẹ́yìn lọ wo eyín? Ọdún tó kọjá ni mo kẹ́yìn lọ wo eyín mi o lọ́dọ̀ dókítà. Mo lè rò pé mo dá ìbéèrè yìí dáadáa o. Ẹ ṣéun lọ́pọ̀lọ́pọ̀.